Iṣẹ́ jẹ́ ǹkan tí aolè fi ṣeré, ti ó sì dára púpọ̀ láti ṣiṣẹ́. Iṣẹ́ ni ó gun ṣẹ gẹ́gẹ́ bí àwọn bàbá wa ti wí àti àwọn ìyá wa tí wọ́n ti wáyé ṣáájú wa t'won si tí mo mọ̀ ẹ́ ṣáájú wa. Iṣẹ́ jẹ́ ǹkan gbòógì tí a fi ń débi gíga, ẹni tó bá si fi iṣẹ́ ṣeré ó jẹ́ enikan tí àwọn ènìyàn lè rò pé, tí àwọn kan wa lè rò pé, ìyá gbọ́dọ̀ jẹ́ tí ìyá sì máa jẹ ẹni tó bá fi iṣẹ́ ṣeré. Iṣẹ́ jẹ́ ǹkan tí ó dára púpọ̀ ó sì jẹ́ ǹkan tí a fi ń bọ́ lọ́wọ́ àmùsìn tàbí àwọn ìmúnilẹ́rú torí ẹni tí kò bá ṣiṣẹ́ to kan wó ọwọ́ ẹni là kejì rẹ̀ láti jẹ, láti mu. Ó jẹ ẹni, ó jẹ́ ẹni bí ẹrú sí ẹni tó ń fún ní ǹkan, ṣùgbọ́n kií ṣe gbogbo ìgbà ni ẹni tó ń fún ènìyàn ní ǹkan lè máa fún ènìyàn ní ǹkan sí torí ẹ lò fi jẹ́ pé gẹ́gẹ́ bí ọmọ ènìyàn, ọmọ adarí òrò àti ènìyàn nínú isẹ̀mí ayé, èèyàn gbọ́dọ̀, ní ọkàn ìgboyà àti tàkùnǹtàkùn láti lè ṣiṣẹ́ fún ra rẹ̀, láti lè fi ọwọ méjèèjì sọ̀yà pé ohun tí òun jẹ́ yìí iṣẹ́ apa òun ni. Ṣùgbọ́n Ọlọ́run ní yin iṣẹ́ ènìyàn, àwa ẹdá kan n gbéyànjú ni. Ẹ̀mo mo jẹ́ gẹ́gẹ́ bí ẹnìkan tí ó fẹ́ràn iṣẹ́ láti máa ṣe lọ́pàjùlọ iṣẹ́ tí ó bá le láti máa ṣe láti fi jẹ́ ọmọ ọkùnrin, láti lè fiyàn gán pé èmi ni mo ṣe irú iṣẹ́ yìí tàbí láti lè sọ níwájú àwọn ènìyàn pé èmi ni mo ṣe. Mi kì í sì fi iṣẹ́ mi táfàlà, mi kì í fi iṣẹ́ mi ṣe àwàdà tàbí ìṣeré. Mo máa ń mú iṣẹ́ mi ní ọ̀kúnkúndun àṣìkò ìgbà tí wákàtí tí mo máa ń fẹ́ ṣiṣẹ́ o máa ń pẹ́, o máa ń lọ gan. Ìgbà mìíràn mo lè ní kí n ṣiṣẹ́ fún ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tàbí ọgbọ̀n ìṣẹ́jú, ìgbà mìí sì ni mo lè ní kí n ṣiṣẹ́ fún wákàtí kan tó jẹ́ pé iṣẹ́ yẹn ò lè gbo mímú tàbí ó máa dùn mọ́ mi kí ń má lè ṣíwọ́ni idíẹ̀. Iṣẹ́ jẹ́ ǹkan tí mo nígbàgbọ́ pé tí ènìyàn bá ṣiṣẹ́ tàkùnǹtàkùn kò ní máa wò ọwọ́ ènìyàn àbí akẹgbẹ rẹ̀ láti lè jẹ, láti máa mu. Ó máa jẹ́ enikan tí ayé máa mọ̀ pé oníṣẹ́ ni tó ń ṣiṣẹ́ tàkùnǹtàkùn gẹ́gẹ́ bí àwọn ènìyàn ṣe lérò pé kò sí oúnjẹ fún ẹni tó ń ṣe ìmẹ́lẹ́. Ẹ̀mí ò fẹ́ràn ìmẹ́lẹ́ bẹ́ẹ̀ ni mo sì tàn, fi okun àtàgbà sí iṣẹ́ tí mò ń ṣe láti lè jẹ́ ènìyàn, láti lè gbè ìgbé ayé tó làlàáfíà. Iṣẹ́ mi jẹ́ iṣẹ́ kan tí gbogbo ayé mọ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ teacher, iṣẹ́ olùkọ́. Mo fẹ́ràn láti máa kọ́ ènìyàn, paapa julọ awọn ọmọ ilé ìwé ní ìṣirò tàbí èdè Gẹ̀ẹ́sì láti máa kọ́ wọn bí wọ́n ṣe lè jẹ́yàn ní àwùjọ ọ̀la, láti kọ́ wọn bí wọ́n ṣe lè ṣe nílé, bí wọ́n ṣe lè ṣe ita, bí wọ́n ṣe lè fi ìwà ọmọlúàbí hàn láìsí ìkùnsúnnú tàbí ìbàjẹ́ kankan láti lè kọ́ wọn ní èyí tó dára àti èyí tí ò dára, èyí tí wọ́n gbọ́dọ̀ mọ̀ àti èyí tí wọ́n ò mọ̀. Iṣẹ́ mi ó dá lé lórí pé kí n kọ́ ọmọ ènìyàn nípa ohun tí ó dára láti ṣe. Iṣẹ́ mi dá lé lórí pé kí n kọ́ àwọn ènìyàn nípa ohun tó yẹ kí wọ́n mọ̀, pàápàá jùlọ nípa ìṣirò. Gbogbo ayé ló mọ̀ pé ìṣirò dára gan. Tàba fẹ́ ka owó tàbí ta bá fẹ́ ṣe ohunkohun ìjọ wa, ìṣirò jẹ́ ǹkan tí a gbọ́dọ̀ fi ọwọ́ yẹpẹrẹ mú torí ẹ ṣin nii ni ìdí èyí ni mo fii máa ń kọ́ àwọn ọmọ ní ìṣirò. Tàbí tí a mọ̀ sí Mathematics àti Physics àti Chemistry. Mo sì máa ń kọ́ wọn ní èdè Gẹ̀ẹ́sì tí àwọn oloyinbo n pé ní English Language. Mo ń ṣẹ́ iṣẹ mi lọ́kùnkùndun pẹ̀lú ọkàn mi torí ó wù mí. Ǹkan tó bá wù yàn ni èèyàn máa ń ṣe. Mo lè ṣiṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí láìní rẹ́ẹ̀ẹ́, láìní sinmi, láìní ho rárá. Tínu mi ò sì máa dùn láti tẹ̀síwájú. Mo máa ń pàjù lọ mọ́ ṣẹ fún wákàtí mẹ́rin tàbí mẹ́fà nígbà mìíràn tí pẹ̀lú ìdunnú.

À àlàáfíà, mo máa ń rìn ní àlàáfíà. Mo máa ń rìn ní àlàáfíà gidi gan ni. Bi mo ṣe wàyìí, mi kìí bẹ̀rù olójú ohun tó lè bá mi lẹ́rù torí mo jẹ́ enikan tí kì í ro búburú sí ọmọ alákejì mi, tó sì mọ̀ pé kí ó dára sí ọmọ alákejì mi kí n já. Bẹ́ẹ̀ ni mi kì í, ah, tọrọ ọ lọ́wọ́ ènìyàn. Tàbí ka lè sọ pé kí eeyah máa tọrọ jẹ tábí tọrọ mu. Ní idí eyìí, mo jẹ́ enikan tí ó ń gbé igbeayé àlàáfíà tí a lè sọ pé inú rẹ̀ dùn, ayọ̀ rẹ̀ sì kún, toba gẹ́sin nínú rẹ̀ kò lè kọ́ṣẹ́. Pápàjùlọ lórí ìgbésí ayé rẹ̀ tàbí ìbòkù-- ìbòde, ìbá, ìtẹ̀síwájú nínú ìrìnàjò ayé. Mo jẹ́ ǹkan tí mo lè wọlé lágọ tó bá wù mí, kó bá jẹ́ òru, kó bá jẹ́ lójúmọ̀ọ́mọ̀, kó bá jẹ́ ọwọ́ ọ̀sán. Mo jẹ́ enikan tí kìi bẹ̀rù tó sì mọ̀ pé ò fi gbogbo ọ̀kan sí ọ̀dọ̀ Ọlọ́run pé kò sí ẹni kenikeni tábí nínú obìnrin tábí tí a fi erùpẹ̀ mọ iṣẹ́ dára rẹ̀ tó lè pa, tó lè pa ẹ̀mí, ọ̀kan lè pa àrà lásán ni. Èmi ṣi nígbàgbọ́ pé kò sí ẹmi kemi kemi kankan èyii tó lè ṣe mi ní jàmbá torí mi ò ṣe eeyan ni jàmbá. Pápàjùlọ, ọ̀tá lè wà, abinuẹni lè wà, àwọn keni moni ẹ lè wà láti ṣe eeyan ni jàmbá, láti, láti ṣe ọ̀ni sútà. Ṣùgbọ́n Ọlọ́run tí a ń sìn, èyii tasì gbojúlé, táa sì wuwa ibájẹ́, ò máa máa kó wa yọ ní gbogbo ìgbà. Mo jẹ́ ǹkan tí kì í, ah, bẹ̀rù ẹnì kankan tó sì mọ̀ fọ́wọ́ sí fọ́wọ́ fún àwọn ènìyàn tó sì mọ̀ bọlá fún àwọn èeyan re gan, tó sì mọ̀ ń fún àwọn ènìyàn ní ọ̀wọ̀. Pápàjùlọ ẹni tí ó bá fún ẹ̀mí náà ní ọ̀wọ̀ torí "gbá fún múri ni gbá fún gbàdà" ló, ni gẹ́gẹ́ bí àwọn Yorùbá ṣe sọ. "Gbá fún múri ni gbá fún gbàdá" gẹ́gẹ́ bí àwọn Yorùbá ṣe sọ. Ah, mo máa ń lọ jẹ́jẹ́ ẹ̀mí mi kí n too yàn. Bẹ́ẹ̀ ni mo kì í já kódà bí ènìyàn bá sọ̀rọ̀ mi láìda, mi ò lè dá ontohun ń lò. Ibi tí a bá mú, tí ayé yé mi sí, tí mo ṣe ti gẹ́gẹ́ bí ìrir àti ẹ̀kọ́ tí mo ṣe àti ìmọ̀ ọlọ́run látọ̀de ọ́run wà ni mo fi ń gbé ilé ayé mi. Mi ò kí ń sọ pé torípé enikan bú mi kí máa kí mọ́. Àyàfi tí ó ń tohún bá rí mi fún nípa kó máa fẹ́ máa ṣiṣẹ́ ọ̀rọ̀ tàbí kó máa ma fẹ́ máa fi mí wé ohun tí kò jọ. Torí mi riro pe ngba kanpé èmi nìkan ni mo wà ní gbogbo àgbáyé. Kò sí ẹlomìíràn tó dàbí mi. Ó lè fojú jọ mí, ó lè fi imú jọ mí, ó lè sọ̀rọ̀ bí èmi, ṣùgbọ́n kò ní ẹ̀mí tó wà nínú mi torí pé ọ̀kan ṣoṣo ni ẹ̀mí. Ẹ̀mí kò pé méjì. Torí ní ìdí eyìí, mo máa ń wora mi gẹ́gẹ́ bí ẹni tí, ah, ó, ó jẹ́ akíkanjú ènìyàn tí kì í si bẹ̀rù ẹni kankan tó sì máa ń lọ titi e jẹ́jẹ́ àti bí kì íbá ṣe, bá ṣe kọ̀wé e. Mo jẹ́ ǹkan tí mi kì í sábà ń, ah, bẹ̀rù. Mo máa ń rìn pẹ̀lú àlàáfíà. Mo máa ń rìn pẹ̀lú àlàáfíà gbogbo eṣẹ̀ mi, gbogbo ara mi, gbogbo lo n ṣiṣẹ́ tí màá sì máa yàn, ti màá sì máa yàn gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọ ṣe ń yan níwájú ẹlẹ́gusi. Bẹ́ẹ̀ náà màá se máa yàn níwájú àwọn ọ̀tá àti ọ̀rẹ́ àti olu júmọ̀ ní àdúgbò tí mò ń gbé. Mi kì í bẹ̀rù. Mo máa ń gbẹ́sẹ̀ mi lẹ́ yọ̀ kankan ni bí ọ̀gá, bí títọ́ ọ̀gá. Kì í ṣe pé bóyá mò fi ń ṣe akọ ṣùgbọ́n bí a ṣe dá mi nìyẹn láti má bẹ̀rù, láti jẹ́ akíkanjú ènìyàn, láti ní sùúrù àti láti rìn ní àlàáfíà níbi gbogbo tí mo bá bára mi. Kò bá ṣálẹ́, kò bá ṣòru. Èmi náà ni, èmi nìkan. Ṣoṣo náà ni, èmi náà ni. Mi ò kí ń bẹ̀rù. Rin pẹ̀lú àlàáfíà tó pé. Àlàáfíà tó pé ni mo fi ń rìn ìrìn mi. Láìsí pé boyá, ah, mo ń fojú wẹ̀yìn àbí mo ń bẹ́rù pé ǹjẹ́ ẹnikan máa ṣe mi ní sútà látẹ̀yìn àbí ǹkan kan ṣẹlẹ̀ ń bẹ́ yẹn tí ó lè ṣe mi ní jàmbá. Gbogbo ibi tí mo mo n lọ, mó nígbàgbọ́ pé ẹ̀mí Ọlọ́run n be pẹ̀lú mi. Ọlọ́run sì ń ba n wo gbogbo ìgbésẹ̀ mi, ó sì ń tọ́ mi sọ́nà, ó sijí bomi, ó sì.

Ah ọkọ̀ ojú irin, ọkọ̀ ojú irin jẹ́ ọkọ̀ kan tí mo fẹ́ràn, tí mo sì máa ń lò pé a, tó sì máa ń ṣe mí ni káyefi gẹ́gẹ́ bí wón ṣe gbé kalẹ̀. Ọlọ́hun fún àwọn òyìnbó, àwọn ènìyàn elédè Gẹ̀ẹ́sì ní ọgbọ́n àti ìmọ̀ láti le gbé erú ọkọ̀ bẹ́ẹ̀ kalẹ̀. Torí ìdí èyí, ní ìdí èyí mo má n ọkọ̀ ojú irin, ojú irin, ó jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́ sí, pàápàá jùlọ bó ṣe gùn, tó sì ní ọ̀pọ̀lọpọ̀ ààyè tí èèyàn lè jókòó sí àti tí èèyàn fi lè gba fẹ́. Ó sì ní oríṣìíríṣìí ohun kan tó sì máa ń sáré gidigan. Ni ọkọ̀ ojú irin wà níbi tí ìlú tí mo wà, ah mo sì ti wọ̀ọ́ rí. Àmọ́ ìlú tí mo wà jẹ́ ìlú tí wọn ò kì n ka ǹkan kún tí ìjọba wa sì ń ṣe bálabàla. Fún ìdí èyí ọkọ̀ ojú irin jẹ́ ǹkan tí àwọn ènìyàn máa ń pọ̀ sí, tí owó, owó rẹ̀ ò sì gún pá, kò sì gara jù. Ọkọ̀ ojú, ọkọ̀ ojú irin, ó jẹ́ ọkọ̀ kan tí a lè fi kó ẹrù tó bá pọ̀ láìsí pé ọ̀nà ò dá tàbí ah ǹkan kan ṣẹlẹ̀ lójú ọ̀nà. Ǹkan tó lè ṣẹlẹ̀ sí ojú ọkọ̀ ojú irin ni pé bí àwọn agbésùnmọ̀mí bá ya lùú tàbí tí wọ́n bá ju bọ́m̀bù sínúi rẹ̀ tàbí tí àwọn, àwọn ajínigbé tó máa ń ṣore, ṣùtá wọn. Nìkan ni ọkọ̀ ojú irin tí ó fi dá láti máa wọ̀. Ẹ̀yàn lè wọ̀ ó ní àsìkò tó bá wúyàn, àárọ̀ ni, ọ̀sán ni, alẹ́ ni, ẹ̀yàn lè wọ̀ ó ọkọ̀ ojú irin, ọkọ̀ ojú irin ní àsìkọ̀ tí ó bá wúyàn. Ọkọ̀ ojú irin jẹ́ ọkọ̀ kan gbòógì tí a lè pè ní ọkọ̀ tí ó, ó dára láti máa wọ̀ tí kò sì ní wàhálà nínú. Tí èèyàn bá dé ibi tí wọ́n tí ń wọ̀, tí èèyàn tí gba tíkẹ̀tì, tí wọ́n sì ti sọ pé bóyá, àkókò báyìí ni ọkọ̀ ojú irin báyìí máa gbéra. Tí èèyàn sì wà ní stamp, tí èèyàn sì wà ní orí ah pápá tí ọkọ̀ ojú irin máa ti gbera, èèyàn sì fi pass hàn wọ́n, èèyàn sì wọlé, èèyàn máa jókòó pẹ̀lú àìláàfíà pẹ̀lú ọ̀gọ́rọ́ àwọn ènìyàn láti coach kan sí dé coach kejì, láti káà kan tún dé ká ti káà kejì. Bẹ́ẹ̀ làwọn èèyàn lọ́kùnrin, lóbinrin wọ́n sì máa jókòó nìyẹn. Ó jẹ́ ǹkan tí ah tí ó dára gan, tí èèyàn a sì máa ma wọ̀ ẹ́ tún pàápàá jùlọ. Ẹni tó bá súmọ̀ ibi tí, ẹni tí ó bá súmọ̀ ibí tí fèrèsé wà, ó máa ma wò àwọn ìta tàbí igi tàbí àwọn ẹranko gẹ́gẹ́ bí ọkọ̀ ojú irin bá ṣe ń lọ ntiẹ̀. Kò sì ṣí pé bóyá hold up, bóyá ǹkan kan máa da dúró, àyàfi tó bá dé ibi tó ń lọ. Torí fún ìdí èyí ni ọkọ̀ ojú, ojú irin tó fi dà ju ọkọ̀ ayọ́kẹ́lẹ́ lọ tàbí tábọ̀sì káà. Torí káà nísínyí o lè ní accident tàbí kí ó dúró tàbí kí ó mọ ṣiṣẹ́ mọ́. Sugbọn ọkọ̀ ojú irin ò sábà ní accident kèésì dúró lọ́nà. Àfi tó bá dé ibi pápá tí ó máa tó fi dúró, ìgbà yẹn ló máa tó dúró. Àh tó sì se máa, máa rìn, ẹ máa kọ́ rò bí, bí ìgbà tí ǹkan ń fò ni lòrí òkè òfurufú. Bẹ́ẹ̀ ni ó sì máa rìn nílẹ̀ ẹlẹ́. Ọkọ̀ ojú irin ó ní ọ̀nà titi ẹ tí ó máa ń gba tí ó jẹ́ pé ohun nìkan só ni yóò ma gbabẹ̀. Kò sí pé bóyá pé ìmíì ń bọ̀ láti ibìkan tó máa wá fa accident tàbí ìpa lára fún àwọn èrò tó bá kù. Ó jẹ́ ǹkan tí mo máa ń gùn dáadáa, pàápàá jùlọ ọkọ̀ ojú irin tó wà ní Ìbàdàn. Ìjọ́ kan n bẹ tí mo máa kọ́kọ́ gù-ún. Ìjọ́ tí yìí mo ń sọ yìí, ọjọ́ tó dára ni torí ọjọ́ yìí ló jẹ́ ọjọ́ tí mo ṣẹ̀ṣẹ̀ gun ọkọ̀ ojú irin rí, tí mo máa ṣẹ̀ṣẹ̀ gùn-ún rí. Mo sá lọ síbẹ̀, mo san owó tó yẹ kí n san, wọ́n sì fún mi ní ìwé pélébé kan láti fi hàn tí àsìkò bá ti tó láti wọ̀. Ìgbà tí ó sì tásìkò, mo fi ìwé yẹn hàn àwọn aṣọ́nà, wọ́n sì gbàá, wọ́n sì wò ó pé tòótọ́ ni mo ti san owó tó yẹ, tó yẹ kí n san. Wọ́n sì jẹ́ kí n wọ̀le láyọ̀ ati àláfíà. Mo sì jókòó, mo gbé ẹrù mi sí ẹsẹ̀ mi tàbí torí mo gbé ẹrù mi sí ibi tí mo ti jókòó, a sì bẹ̀rẹ̀ sí ní lọ kò dúró sí ibi kankan àwọn tó ń ta óúnjẹ wà nínú ẹ̀.

Ah, ìpolówó jẹ́ àgunmu ọjà. Papajùlọ nípasẹ̀ ọjà títà, kara kata, ìpolówó jẹ́ ǹkan gbòógì tí a lè ṣe. Bí mo ṣe máa ń gbọ́ ìgboro àwọn olù, olùrajà mi ni pé tí ń bá ti ṣe ìpolówó fún wọn, tí wọ́n sì ti mọ̀ pé èmi ni, tí wọ́n sì ti gbà pé ohun tí mo gbé wá sí ojú ọjà, ohun tí ó dára ni tó sì máa ṣe wọ́n láńfààní. Mo máa ń gbòòrò àwọn olúba, àwọn olùbára ọjà mi, olùbára mi nípasẹ̀ kí n pè wọ́n tàbí kí wọ́n bá mi lọ ṣe àtẹ̀jíṣẹ́ fún mi nítorí ẹ̀rọ ayélujára tàbí nítorí ẹ̀rọ aléwọ̀, ẹ̀rọ ìléwọ̀ mi. A máa ń sọ̀rọ̀ gidi gidi gan, torí a ti jẹ́ ohun kan náà, wọ́n ti mọ ọjà tí mò ń tà. Èmi náà sì ti mọ̀ wọ́n gẹ́gẹ́ bí olùbára, a-a-bánirọ̀ ọjà, oníbàárà bánirà ọjà mi. Mo sì máa ń fi ọ̀wọ̀tọ̀wọ̀ tọ̀wọ̀ bá wọn sọ̀rọ̀, tọ̀wọ̀tọ̀wọ̀ bá wọn lò láì, láì sí irọ́ tàbí àmúlùmálà nípasẹ̀ ọ̀rọ̀ tí mò ń sọ. Ọ̀rọ̀ tí mò ń bá wọn sọ, ó gbọdọ̀ jẹ́ ọ̀rọ̀ tí ó se gbọ́ setí i, pàápàá jùlọ̀ nípasẹ̀ ọjà tí mo fẹ́ tà fún wọn. Ọjà tí mo sì fẹ́ tà yìí, ó gbọdọ̀ jẹ́ ọjà tí a lè rí tàbí tí a bá si lè rí, ó gbọdọ̀ jẹ́ ǹkan tí, tí kì í ṣe irọ́ ní, tó wà níbẹ̀. Ọ̀n-- ọjà, ọjà lóríṣìíríṣìí, ọjà lóríṣìíríṣìí ni mo ní tí mò ń tà, tí mo sì ní àwọn oníbàárà tí ó pọ̀ yanturu. Ọ̀nà tí mo sì máa ń gbá, gbá gbọ́ àwọn oníbàárà mi ni pé wọ́n máa ń tẹ àtẹ̀jíṣẹ́ fún mi lórí ẹ̀rọ ìléwọ́ mi tí olóyìnbó má sì pè ní fóònù. Wọn sì máa ń pàdé mi lórí Facebook, Instagram àti lórí àwọn ẹ̀rọ ayélujára bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí tó bá kú díẹ̀ káàto tí mi ò gburò tàbí tajọ́ ní àjọṣòkò tàbí ìtajọ́ ní business kan pọ̀ tí ó dàbí ẹni pé ó ti pẹ́ tí a ti gbọ́ra wa, mo máa ń fààyè sílẹ̀ láti pé àti láti mọ bí ṣe é ṣe nínú ìṣẹ̀mí, ẹ̀mí ẹ̀dá torí, pàápàá jùlọ́ yàtọ̀ sí ọjà tí wọ́n wá rà. Ènìyàn ni wọ́n, èmi gbọdọ̀ wà bí ènìyàn tó ń fẹ́ dáadáa fún ọmọlàkejì rẹ̀. Bí mo ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà mi, ó jẹ́ ǹkan tí ó dára sí mi tí mo sì máa ń lò, tí mo sì ti kọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú. Wọn sì lè bá oníbàárà sọ̀rọ̀, wọ́n sì lè gbòòrò àwọn oníbàárà wọn ní ìkanmọ́ǹkanmọ́. Papajùlọ ẹni tó ń ta aṣọ, tó ní oníbàárà, oníbàárà, ó máa ní oníbàárà bi tailor. Ó máa ní oníbàárà bí, bí àwọn tó ń ṣe, ah, hairdresser tàbí àwọn tó ń ṣe ohun mìíràn. Gbogbo ẹni tó bá sà ti ń wọ́ṣo ní oníbàárà rẹ̀. Ẹni yìí gbọdọ̀ mọ̀ bó ṣe lè bá wọn sọ̀rọ̀. Ẹni yìí gbọdọ̀ mọ̀ bi wọ́n ṣe lè ṣe ní àwùjọ tí won ò fin ni bínú lọ sí ibòmí láti mọ ra jà. Ẹ̀yàn gbọdọ̀ mọ̀ láti lè tọ́jú oníbàárà rẹ̀. Ẹ̀yàn gbọdọ̀ mọ̀ láti lè bá oníbàárà rẹ̀ sọ̀rọ̀ tó, tó dára. Ẹ̀yàn gbọdọ̀ mọ̀ láti lè bá oníbàárà rẹ̀ dámọ̀ràn nípa ohun tí ò fẹ́ ṣe tàbí ọjà tó fẹ́ rà ní ọwọ́ ènìyàn. Oníbàárà èèyàn jẹ́ ẹnìkan tí ẹ̀yàn gbọdọ̀ mú lọ́kùnkúndùn teeyan gbọdọ̀ mu ní gbòógì. Lẹ́yìn ìgbà tí èèyàn bá ṣe ìpolówó ọjà tán, oníbàárà ló máa wà láti wá mọ ọjà àti wá ra ọjà tí ènìyàn dà. Oníbàárà èèyàn jẹ́ ẹnìkan tí a yàn láti lè, ah, fún èèyàn ní ohun tí èèyàn nílò lẹ́yìn ìgbà tí èèyàn bá ṣe ìpolówó ohun tí èèyàn ní sí ayé tán. Oníbàárà èèyàn, ẹ̀yàn gbọdọ̀ mú pẹ̀lú ọwọ́ àti pẹ̀lú, ah, tọ̀wọ̀tọ̀wọ̀ àti pẹ̀lú ọ̀wọ̀ tó ga jùlọ. Nítorí ilẹ̀ ayé yìí, ohun tí ò bá sí tí ọjà bá wà, sùgbón ti ko sì oníbàárà, òfúutúfẹ́tẹ̀ lásán lásán ni. Ni fún dí èyìí, oníbàárà jẹ́ ǹkan tí a gbọdọ̀ fi ọ̀wọ̀ yẹpẹrẹ mú tá sì gbọdọ̀, tá sì.

Iyin, iyin, iyin. Iyin jẹ́ ǹkan tí ó dára láti máa fún ga. Mo máa ń gba iyin láti lè Mo máa ń fi eyin fún Ọlọ́run lọ́pọ̀lọpọ̀. Mo máa ń fi iyin fún Ọlọ́run tó dá mi lọ́pọ̀lọpọ̀. Torí lẹ́yìn Ọlọ́run, Ọlọ́run náà sì tún ni. Mo máa ń jẹ́ enikan tí ó mọrí rí Ọlọ́run gan. Mo mọrí rí Ọlọ́run. Mo sì jẹ́ enkan tí mo morí Ọlọ́run. Mo jẹ́ eni kan tí Ọlọ́run jẹ́ ǹkan pàtàkì nínú ayé mi, tí mo sì máa ń bu ọlá fún, àti iyin fún ọlọ́, fún ìwà láàyè rẹ̀ nínú ayé mi. Torí tí mo bá wo ayé mi láti ṣẹ̀ bẹ́rẹ́ wá, mo máa rí pé èmi náà ni ayé wá ń yẹ tó báyìí. Èmi náà ni wọ́n wań sọ̀tọ̀tẹ̀ káàkakiri tó báyìí. Èmi náà ni wọ́n wan fi ọlá rẹ̀ tọ̀nà tó báyìí. Fún idí ẹ̀yìí, mo máa ń fun iyin fún Ọlọ́run ní àárọ̀, lọ́sàn, aaní alẹ́. Tí mo bá ní ore ọ̀fẹ́, ó sì jẹ́ ǹkan tí mo máa ń ṣe pẹ̀lú tọkàntọkàn láti fi iyin fún Ọlọ́run, fún ore ọ̀fẹ́ rẹ̀ lórí ayé mi, fún ìwà láàyè rẹ̀, fún ojúùre rẹ̀, fún ọgbọ́n, fún ìmọ̀, fún òye, fún ìmísí láti òkè wá. Mo máa ń fun iyin fún Ọlọ́run tó dá mi, ọba tó dá ayé àti ọ̀run, ọba tí à lè, ọba tí lánàá, ọba lónìí, ọba títí ayérayé, ọba tó dá ayé àti ọ̀run, ọba tó dá gbogbo ẹyọ yọ ọ̀run, ọba tó dá gbogbo, gbogbo ẹja nù òbò, ọba tó dá ogbó ẹranko nù gbò, ọba tó dá gbogbo ènìyàn tó ń gbé lórí lókè òrùpẹ́ àti gbogbo tó wà nínú rẹ̀. Mo mọ rírí Ọlọ́run gan, torí ẹni mó mọ fi iyin fún Ọlọ́run eledùmarè, ọba tó dá ayé àti ọ̀run, ọba tó pọ̀ nípa já gbára, tó sì ń jẹ́ ri ara rẹ̀. Gẹ́gẹ́ bí, bí Ọlọ́run ṣe wà, mo ní ìfẹ́ Ọlọ́run gan. Gẹ́gẹ́ bí àfojú ṣe ní ìfẹ́ òòrùn, mo ní ìgbagbo nu Ọlọ́run. Gẹ́gẹ́ bí òòrùn, àfojú ṣe ní, ní bákonú òòrùn tí kò fojú rẹ̀ rí. Ṣùgbọ́n tó sì mọ̀ pé òun jẹ́ Ọlá òòrùn náà. Ẹni tí ó fo, ẹni tí ó lójú tó rí òòrùn, tó run mú nǹkan kan, tó sì mọ̀ pa òòrùn ló ń mú yì, kò lè rí. Ṣùgbọ́n ó mọ rirí òòrùn náà. Èmi jẹ́ enikan tó jẹ́ ipé iyín mi lójoojúmọ́ ni, ní wákàtíwákàtí, ní tẹ́lẹ̀tẹ́lẹ̀, mi kì sábà jí lóru òkan láti máa fi iyin fún ọba dẹ́dà, ọba tó dá mi. Mo máa ń gba iyín mi nípasẹ̀ àdúrà. Mo máa ń fi iyín nípasẹ̀ orin, pàápàá jùlọ nípasẹ̀ àdúrà. Tí mo bá jẹ́ ǹkan lónìí, mo máa fi iyin fún Ọlọ́run. Tí mo bá rí jẹ, àti tí ìgbà tí èmi jẹ́ náà, mo máa n fi iyin fún Ọlọ́run, ọba tó dá mi, ọba tó pọ̀ nípa já gbára. Ah, iyin. Iyin jẹ́ ǹkan tí a gbọdọ̀ fọwọ́ yẹpẹrẹ mú. Ẹni tó bá mọ rírí Ọlọ́run, tó mọ ore rẹ̀ nínú ayé rẹ̀, tó mọ̀ pé òun o wà le aye fun lásán, tó mọ̀ pé òun wà láyé láti wá ṣún rere àti láti wá fi ògo Ọlọ́run hàn, ó gbọdọ̀ jẹ́ eǹikan tí ó máa ma fi iyin fún Ọlọ́run ní gbogbo gbà. Ọlọ́run jẹ́ eǹikan tí ó pọ̀ nípa já gbára, tí ògo rẹ̀ sì ń fọ̀un títí láé, tí kò sì ẹni tí a lè fi wé. Tuntun dì fún nítorí náà. Nítorí náà ẹni tí ó bá mọ̀ ore, ẹni tí ó bá mọ rírí Ọlọ́run, ẹni tí, tó, tí o kan jẹ́ èyàn lásán tí ó jẹ́ abara móore jẹ, ó gbọdọ̀ fi iyin fún Ọlọ́run. Ọlọ́run tóbi nípa já gbára tí a gbọdọ̀ bu ọlá fún, a gbọdọ̀ fi iyin fún. Nípa sàdúrà, nípasẹ̀ orin kíkọ, nípasẹ̀ ààrùn àníyàn ṣíṣe fún Ọlọ́run eledùmarè, nípasẹ̀ àròyé ṣíṣe fún Ọlọ́run eledùmarè, ní, iyin ni fún Ọlọ́run eledùmarè. Nípa mímọ̀ agbára rẹ̀, nípa mímọ̀ ore ọ̀fẹ́ rẹ̀, nípa mímọ̀ ìwà láàyè rẹ̀ lórí ayé ẹni kọ̀ọ̀kan. A gbọdọ̀ mọ̀ torí iyin jẹ́ ǹkan tí a lè fọwọ́ yẹpẹrẹ mú. Ẹni tó bá mọ̀ ore, tó bá mọ̀ ore pé Ọlọ́run ṣòre fún, ó gbọdọ̀ mú iyin gẹ́gẹ́ bí ǹkan gbòógì tó máa fi iyin fún Ọlọ́run ní gbogbo gbà. Iyin jẹ́ ǹkan tí èèyàn ò gbọdọ̀ fi ọwọ́ yẹpẹrẹ mú. Tí ènìyàn bá jí láwùró, ó gb-

Aṣọ wíwẹ̀, aṣọ wíwẹ̀, mo ní aṣọ, mo ní aṣọ wíwẹ̀, mo ní aṣọ wíwẹ̀ tí mo máa ń fi ń wẹ̀, tí àwọn ẹlẹ́dẹ̀ gẹ̀ẹ́sì tánmọ̀ṣí tó wẹ̀ li. Tí mo bá fẹ́ wẹ̀ ní òwúrọ̀ tàbí lọ́sàn tàbí ní alẹ́ nípapá jùlọ ní gbogbo ìgbà tí mo bá ti fẹ́ wẹ̀, aṣọ yìí ni mo máa wọ̀ tí mo máa rọ́ mọ́ dí láti lọ wẹ̀. Tí mo bá ṣi ti dé ilé iwẹ̀, mo máa bọ́ aṣọ tí mò ń sọ yìí, mo máa bo mi sórí àti kán kán. Tí mo bá fọ́nù, tí mo bá fọ nu, mo máa kọ́kọ́ fọ̀nù ná. Tí mo bá ti fọ̀nù ẹnu mi tán, mo máa bo mi sórí àti kán kán. Mo máa fò, fò ó wẹ gbogbo ara mi láti orí dé àtẹ́lẹsẹ̀ tó máa mọ́ tónítóní. Mo sì máa mú tó wẹ̀ níyìí, màá fi bo ara mi padà, màá wọ̀nú ilé lọ, màá nu ara mi, màá sì pa ara, màá sì múra, màá sì ra mi lóge kí n tó jáde lọ síbi tó bá wù mí. Aṣọ wíwẹ̀ ó jẹ́ ǹkan tí èèyàn gbọdọ̀ ní nínú ilé torí kì í ṣe gbogbo aṣọ náà lẹ́yan gbọdọ̀ máa mú wọ inú ilé wẹ̀ torí àwọn àgbà sọ pé oríṣiríṣi ǹkan, oríṣiríṣi ẹ̀mí àwọn ló ń rìn kákàkiri pe àwa nìkan kó la gbé ile ayé. Ìyan gbọdọ̀ mọ bí wọ́n ṣe ń mú ara rẹ̀, wọ́n ṣe ń pa ara rẹ̀ mọ́ nígbà gbogbo, wọ́n ṣe ń mú ara rẹ̀, bó ṣe mú ara rẹ̀ láti le fi fi iyì fún Ọlọ́run ọba dẹ́dà dada. Eyan o gbọdọ̀ mọ̀ sí ara rẹ̀ lẹ́ni gbogbo ìgbà torí àwọn ẹ̀mí kan wà tí wọ́n máa ń bá tánmọ̀ rìn kákàkiri. Tán bá rí ẹni tí ara rẹ̀ ṣílẹ̀, wọ́n lè wọ bẹ̀ tàbí kan bá ẹni yẹn ṣe ohun tí ko dára tàbí kan máa da áyé ẹni náà láàmú. Torí idí èyìí la fi gbọdọ̀ ní aṣọ tí a fi ń wẹ̀, a sì gbọdọ̀ para wá mọ́ nínú dáradára. Aṣọ tí a fi ń wẹ̀ ó máa jẹ́ aṣọ kan tí a máa fi sọ̀tọ̀, tí a máa yà sọ́tọ̀ láti máa fi wẹ̀, láti máa fi ṣe ìwẹ̀ wa tí a bá fẹ́ wẹ̀. Kì í ṣe gbogbo aṣọ tí a bá ń wọ̀, tí à ń wọ̀ jáde tàbí tí à ń wọ̀ lọ sí ibi iṣẹ́ láti ìsìbí iṣẹ́ òjọ́ wa la máa wọ kákàkiri, la máa wọ wọ inú ilé ìwẹ̀ tí kò dára rára, tó ní àwọn ìfasẹ̀yìn kan tàbí àwọn ewu kan tó mú dànù. Tí èèyàn bá ń fi gbogbo aṣọ tó ń wọ̀, tó ń wọ̀ lọ sínú ilé ìwẹ̀ láti lọ, láti lọ wẹ̀ láti tàbí láti lọ ṣe ohun kan mìíràn, eyẹn gbọdọ̀ ní aṣọ kan tí àwọn eléyìíbo máa ń ṣi tó wẹ̀ ni tí mo sọ̀ yí ni ẹ̀bá àṣín láti lè mọ ó, láti lè mọ irú aṣọ láti lè wẹ̀, láti lè wẹ̀ dáadáa. Tó bá ti wẹ̀ tán, kó mú tó wẹ̀ nì yẹn kó fi nu gbogbo ara rẹ̀ kó sì mọ̀ pé lẹ́yìn ìgbà tí ó bá ti fi nu ara tán, aṣọ yìí tá ń sọ yìí ó máa tutù kó lọ sa, kó ṣe kó mọ́ tónítóní, kó má bàa máa rùn torí tó bá, tí kò bá sa lẹ́yìn ìgbà tó lò tán, ó máa ma rùn. Ó sì lè mú àwọn oríṣiríṣi àìsàn tí àwọn èèyàn lè fojú rí. Oríṣiríṣi àwọn àìsàn bí ibà tàbí bí ẹ̀fọ́rí lè ti bẹ̀ jẹyọ. Àwọn ẹ̀mí òkùnkùn náà, àwọn ẹ̀mí kẹ́ẹ̀mí tó máa ń lù gọ́ síbi ohun tó dọ̀tí wọ́n sì lè gba bẹ̀ wọlé sí ẹni náà lára torí ẹ lo fi jẹ́ pé ẹni tí a bí inú obìnrin èyí tí a fi rùgbo mọ́ ìṣẹ́ dá rẹ̀ tó ń gbé inú ìṣẹ̀mí ayé tó sì ní ọpọlọ tó sì mọ ọ̀tún yàtọ̀ sóṣì ó gbọdọ̀ ní aṣọ tí ó mọ̀ fi wẹ̀, èyí tí a mọ̀ sí tó wẹ̀. Ó lè wá mọ̀ jẹ tó wẹ̀, ó lè jẹ́ èrò lásán, ó tà kó ṣà ní aṣọ kan tí ó mọ̀ mú wọlé wẹ̀, tí ó mọ̀ sa tó bá ti lò tán lókun torí ètò rí àwọn ewu tó wà níbẹ̀ ni kò bojú mu kí ẹni tí a dá kó má mọ ọ̀tún sóṣì pápa jùlọ ẹni tí a dá kó má mọ̀ gbogbo àwọn ewu tó wà nípa sẹ́ ẹ kí èèyàn máa mú aṣọ tó ń wọ̀ ń wọ gbogbo ìgbà kó máa fi mú lọ ilé ìwẹ̀ láti lọ wẹ̀ lọ torí oríṣiríṣi ẹ̀mí ló wà nínú ilé ìwẹ̀. Àwọn oríṣiríṣi ẹ̀mí táwọn náà ń lo ilé ìwẹ̀ torí àwa nìkan kó la wà nínú ayé yìí. Ìyẹn gbọdọ̀ mọ bó ṣe ń tọ́jú àwọn aṣọ rẹ̀ ó sì gbọdọ̀ mú ní aṣọ ìwẹ̀ lọ́lọ́kan ọjọ́ kan. Ó lè jẹ́ tó wẹ̀ nìyẹn, ó lè jẹ́ aṣọ, ó lè jẹ́ aṣọ mìíràn tó máa yà sọ́tọ̀ láti lè fi wẹ̀ nínú pé, hmm.

Àkókò tí mo fẹ́ràn jù lọ nínú ọjọ́, àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́. Nínú ọjọ́, a ní Monday, a ní Tuesday, a ní Tue-- a ní Wednesday tí àwọn àgbagba mọ̀ pé ọjọ́ àánú ni. A níjọ́ àlàmísì àsi níjọ́ Jímọ̀ àsi ní ọjọ́ Saturday, bẹ́ẹ̀ ní anijọ́ ìsinmi tí a mọ̀ sí Sunday. Gbogbo ọjọ́ tó dára ni, ṣùgbọ́n àwọn àkókò kan wà tí ó jẹ́ àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́. Gẹ́gẹ́ ju lọ, ní gbogbo ọjọ́, kó bá jẹ Monday, jọ kó bá jẹ ijọ́ ajé, kó bá jẹ́ ijọ́ Atalata àbí ijọ́ Alárùbá tàbí ijọ́ Alámìsì tàbí ijọ́ Jímọ̀ tàbí ijo ọ̀sìn, ijo Satide tàbí ijo ìsinmi, ó ní àpọ̀n àkókò kan tí mo máa ń fẹ́ràn jù lọ. Àkókò yìí sì ni àárọ̀. Àárọ̀ gẹ́gẹ́ bí, bí àkókò aago mẹ́jọ àsìkò ìgbà yẹn ni mo máa ara máa mìí máa ń jí pẹ̀pẹ̀ láti lọ síbi iṣẹ́ ọjọ́ mi. Torí mo jẹ́ enikan tí kì í fi iṣẹ́ mi ṣeré. Tó bá di bí nǹkan mi aago mẹ́jọ sí aago mẹ́sàn-án, mo gbúdọ̀ ti wá ǹkan tí màá máa ṣe. Tó bá sì jẹ́ àsìkò tí mi ò lọ ibi iṣẹ́, mo máa máa ṣe ǹkan lórí ẹ̀rọ ayélujára. Àkókò aro jẹ́ àkókò tí mi kì ń fọwọ́ mú ń kí fi ọwọ́ yẹpẹrẹ mú torí mo ì pé òwúrọ̀ lọ́jọ́ kò sí àkókò rárá fún ìmẹ́lẹ́ tàbí fún eré. Ẹni tó bá sì ṣiṣẹ́ dede, lóòni àsìkò gbádùn. Àkókò yìí jẹ́ àkókò tí mo fẹ́ràn jù torí òun ló jẹ́ tí mo máa ń fi ògo fún Ọlọ́run láti mú mi rìn ní òru, láti jí mi sáyé ní àárọ̀ ọjọ́ kejì. Àkókò yìí jẹ́ àkókò kan tí mi kì í lè fi ọwọ́ ìmẹ́lẹ́ mú. Fún idi ẹyìí, mo máa ń ṣiṣẹ́ mi gan. Mo máa ń tí jí ní àti aago mẹ́fà òwúrọ̀, màá ṣe, màá gbàdúrà sọ́ lọ́run, màá yin Ọlọ́run Elédùmarè, mo máa gbálẹ̀, mo máa ṣe oríṣìíríṣìí ǹkan nínú ilé mi, mo máa tẹ́bẹ́ẹ̀dì mi kí í fún, àh, ohun mìíràn. Tí mo bá ti tẹ́bẹ́ẹ̀dì mi tán, mo máa bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn iṣẹ́ tó lọ́kànjọ́ kan tó yẹ kí n tó yẹ kí n ṣe. Tí n bá ti ṣe àwọn iṣẹ́ yìí tán, mo máa múra ìbìṣẹ́. Tó bá sì jẹ́ ọjọ́ Satide àbí ọjọ́ ìsinmi, mo máa lọ sí churchi, mo máa múra lọ́wúrọ̀. Tí n bá ti ṣe gbogbo ohun tó yẹ kí n ṣe tán, mo máa lọ sí ilé ìjọsìn láti lè fi, àh, ẹ̀mímore hàn fún ìwà láàyè rẹ̀ àti àgbàra rẹ̀ lórí ayé mi. Mo máa lọ fi ẹ̀mí mi muré hàn. Mo máa lọ sí churchi ní àkókò ní òwúrọ̀. Òwúrọ̀ jẹ́ ǹkan tí mi kì í fi ń ṣeré. Àsìkò tó tún, tí mo tún fẹ́ràn jù lọ nínú ọjọ́ ni òru láti lè gbàdúrà sọ́ Ọlọ́run Elédùmarè à láti lè mọ ohun tó tọ́ láti ṣe láàárọ̀ ọjọ́ kejì. Tí mo bá ti jí ní òru bí aago kan, mo máa gbàdúrà. Bẹ́ẹ̀ ni, mo máa fi ìyìn fún Ọlọ́run láti mú mi rí ọjọ́ kejì, láti dà mí sí. Mo máa fi ìyìn fún Ọlọ́run fún ọba tó dà mí sí, fún ọba tí ò jẹ́ kí n kúkú ọwọ́, ọba tí kò jẹ́ kí n dojú orun do ju iku. Tí n bá ti wá gbàdúrà tán tí mo ti fi ìyìn fún Ọlọ́run Elédùmarè tán, mo máa bẹ̀rẹ̀ sí ní, tó bá jẹ́ i pé mo fẹ́ fúnra mi ní ìrọrí tàbí, àh, ṣe ǹkan mìíràn, bóyá mo ní iṣẹ́ tí mo fẹ́ ṣe, mo máa ṣe ní gidi gan. Èyí tó bá sì yẹ kí tí ó mo lè fi di àárọ̀ ọjọ́ kejì tí mo tún lè tẹ̀síwájú ní inú iṣẹ́ náà, mo máa tún ṣe. Ọjọ́ tí àkókò àkókò tí mo fẹ́ràn jùlọ òun náà ni aro. Àárọ̀ sì bẹ̀rẹ̀ láti aago méjìlá àárọ̀ ti ti di aago mẹ́fà. Àsìkò ọgbà yẹn ni àsìkò tí mi kì í mú ṣeré, tí mo sì máa gbàdúrà pé kí Ọlọ́run, pàápàá jùlọ àsìkò aago kan yẹn tí gbogbo ẹ̀yan bá ti sùn, gbogbo ibi kí ibi máa wà ní ìdakeroro èèyàn sì lè rí oore-ọ̀fẹ́ láti ṣe ohun tó bá yẹ kó ṣe. Àsìkò ìgbà yẹn sì ni àwọn àdúrà tàbí àníyàn tí èèyàn máa ń ṣe, Ọlọ́run a máa tẹ́wọ́gbà torí wọ́n ní òrù la sèéka tí gbogbo ohun tó bá fi òru ṣe, òru náà lẹ̀yan ó ti fi gba gbogbo ìkólo ẹeyan padà. Mìí kí n fii òru ṣeré papa jùlọ aro.

Ìbéèrè yii jẹ́ ìbéèrè kan tí mo ní ìfẹ́ sí jùlọ tí mo ṣi máa dáhùn bó ṣe jẹ́. Mo jẹ́ eǹikan tí ó máa ń tún nǹkan ṣe gidi gan. Mo máa ń tún nǹkan ṣe, pàápàá jùlọ gbogbo n tí ó bá ti ní, tó bá ti bàjẹ́ tósí ní àtúnṣe ni mo máa ń gbìyànjú láti tún ṣe. Ẹ̀mí náà sì jẹ́ ǹkan tí ó kọ́ṣẹ́ ìmọ̀ ẹ̀rọ tí mo máa ń tún fóònù ṣe, tún kọ̀m̀pútà ṣe àti oríṣìíríṣìí nǹkan ṣe. Í, tún nǹkan ṣe tèmi, ó jẹ́ ohun kan tí mo jogún bá látọwọ́ bàbá tó bí mi lọmọ. Bàbá mi jẹ́ eǹikan tó máa ń tún nǹkan ṣe, ó jẹ́ onímọ̀ ẹ̀rọ, ó sì jẹ́ eǹikan tí ta lè fi yangàn láwùjọ pé ọkùrin tàkùntàkùn ni. Ó jẹ́ eǹikan tó máa ń tún nǹkan ṣe tí kì í fẹ́ kí nǹkan kó bá jẹ́ láwùjọ ènìyàn tàbí ohun èlò tàbí ǹkan kí ǹkan tó bá sà tí ní àtúnṣe. Bàbá mi jẹ́ eǹikan tí ó máa ń tún ṣe. Mo jẹ́ eǹikan tí ó súnmọ́ bàbá tó bí mi lọmọ dáadáa tí ó sì fẹ́ràn. Tèmi náà sì fẹ́ràn rẹ̀ gidi gan, ah, ṣùgbọ́n ikú bọlá jẹ. Ikú bọlá jẹ torí pé ó tètè jáde láyé nípasẹ̀ àwọn àìsàn kan tí a mọ̀ tó ti sodo síla kọ́ tii di pé ó wá sẹ́wá jẹyọ nígbà tí ó dàgbà díẹ̀. Ah, mo sì, mo sì dúpẹ́, mo dúpẹ́ fún oore-ọ̀fẹ́, mo sì ń gbàdúrà fún Ọlọ́run kí Ọlọ́run bá mi tẹ̀ sí afẹ́fẹ́ rere torí àwọn ẹ̀kọ́ tí ó kọ́ mi nígbà yẹn ó sì ń jẹ́ ǹkan tí mò ń múlò tí mo sì máa ń fún, tí mo sì máa ń dúpẹ́ pé Ọlọ́run ó ṣẹ́ láti jẹ́ kí ǹ bá ọdo bàbá yii wá sí ilẹ̀ ayé. Torí bàbá tó bí mi jẹ́ onímọ̀ ẹ̀rọ, ó máa ń tún maṣíìnì ṣe, ó máa ń tún maṣíìnì àwọn oní iná ṣe tí wọ́n máa ń lò ní ilé-iṣẹ́, ilé-iṣẹ́ ńlá ńlá, èyí ton máa ń fi ṣe biscuit tàbí tan máa fi ṣe ohun kan mìíràn. Àwọn maṣíìnì ton máa ń lò ní ilé-iṣẹ́ ńlá ńlá torí nígbà tí ó fi wà ní bí ọ̀dọ́ bí i tèmi, ó lọ kọ́ṣẹ́, ó lọ kọ́ṣẹ́, ah, ó sì lọ kàwé láti mọ̀ bi wón ṣe máa ń, nípasẹ̀ ìmọ̀ ẹ̀rọ láti mọ̀ bi wón ṣe máa ń tún àwọn ohun èlò tó ń lo unáà ṣe àbí ohun tó n mú iná jáde wá. Ó kọ́ ọ tán, ó sì làámilàáká lórí ẹ̀, ó sì gbòye látọ̀rí ẹ̀ koto dí pé ó bí mi. Tó bá ti wá ń ṣe gbogbo àwọn kínní wọ̀nyí, mo máa ń jókòó tì láti lè mọ in tó ń ṣe láti lè fojú sí bá ṣe lè tún àwọn nǹkan ṣe pàápàá jùlọ boya bí nǹkan bá bàjẹ́ nísìn, boyà bí, ah, iná àbí nǹkan mìíràn, mo mọ̀ bí wọ́n ṣe ń ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀. Gbogbo èlò tó bá ṣa ti ń lo inà gbogbo ẹ ni, èmi náà mọ̀ bí wọ́n ṣe ń tún ṣe. Ígbà tí mo tún dàgbà díẹ̀, mo tún ní ìfẹ́ sí kọ̀m̀pútà, aláàlé kọ̀m̀pútà àti fóònù tuntun ṣe. Mo sì sọ fún àwọn òbí tó bí mi, pàápàá jùlọ màmá tó bí mi, wọ́n sì mú mi lọ sí ibi tí wọ́n ti ń kọ́ iṣẹ́, bi wọ́n se máa ń tún fóònù àti kọ̀m̀pútà ṣe. Mo sì sanwó, mo sì bẹ̀rẹ̀ sí ní kọ́ṣẹ́ bi won ṣe ń tún ṣe. Ọlọ́run sì gbà fún mi, mo mọ̀ bi wón ṣe ń tún fóònù ṣe àti kọ̀m̀pútà ṣe. Botie jẹ́ pé, ẹ́, ọ̀gá tó ń kọ́ mi ní iṣẹ́ ngbà yẹn jẹ́ bí ẹgbọn sí mi tí wàhálà sì ń ṣẹlẹ̀ torí pé a jọ jẹ́ ọmọ ilé kankan náà, a jọ wá láti ìkankan bàbá. Ó sì jẹ́ ǹkan tó mú ìpèníjà wá. Ṣùgbọ́n ògo ni fún Ọlọ́run pé mo kọ́ṣẹ́ yẹn yọrí, mo sì ṣe freedom, mo sì fi iṣẹ́ yẹn, mo sì fi ń ṣiṣẹ́ fún àwọn ènìyàn, mo sì fi ń ṣiṣẹ́ tí mo fi ń mọwọ́ lọ sẹ́nu. Ah, ẹ̀mí náà sì kọ́ àwọn èèyàn ní iṣẹ́ bá ṣe lè tún nǹkan ṣe. Kò sí irúfẹ́ ohun kan tó ń lo iná tí èmi ò lè tún ṣe, kò tíì ṣe àfi tí àwọn olóyìnbo bá ṣẹ̀ṣẹ̀ ṣe lónìí. Ṣùgbọ́n tó bá se pé iná ló ń ṣe, tó ń lò tí mo sì, tó sì ń lo iná, mo máa, mo máa tún ṣe gẹ́gẹ́ bí oore-ọ̀fẹ́ tàa funi àti bí ẹ̀kọ́ tí mo lọ fún. Mo máa ń tún fóònù ṣe bí fóònù tuntun ṣe, bi ká àti kọ̀m̀pútà tí tún ṣe àti àwọn èlò inú ilé tó ń lo iná, mo máa ń tún gbogbo rẹ̀ ṣe rè. Hmm.

Bí mò ṣe máa ń ṣe irun mi, mo máa ń lọ sí mo jẹ́ gẹ́gẹ́ bí ẹnìkan tí mi kì í sá máa gbé irun mi lọ sóríṣìíríṣìí ẹni tó ń ṣe irun. Mo máa ń ní ẹni kan, kòkì tí ó máa ń bá mi ṣe irun mi. Torí irun, irun èèyàn jẹ́ ǹkan tí èèyàn gbọdọ̀ fi ṣeré, tí àwọn èèyàn máa ń, tí àwọn ẹni ibí, wọ́n lè lò láti fi mú yàn, láti yẹ sí yàn ní ìjàǹbá. Funfun díẹ̀ yìí, èèyàn gbọdọ̀ mọ ẹni tí ó máa bá yàn ṣe irun, èèyàn sì gbọdọ̀ ní ibi tí èèyàn sì gbọdọ̀ máa ṣe irun. Èèyàn gbọdọ̀ máa gbé orí rẹ̀ káàkiri, torí àwọn, àh, ohun tí mo sọ ṣáájú, pàápàá jùlọ èyí tí ó jù wá, pàápàá ń ba rí rẹ̀ ni, ni àwọn àìsàn tó lè ti bẹ́ẹ̀ jẹyọ nípa gbé orí ẹ̀yàn lọ sí ibi kí ibi láti lọ ṣe irun. Yàtọ̀ sí àwọn àrùn tàbí àwọn àìsàn tó lè wọ ara èèyàn, ago ara èèyàn nípasẹ̀ irun ṣíṣe. Irun ṣíṣe jẹ́ ǹkan tí èèyàn gbọdọ̀ fi ẹ̀mí sí, tí èèyàn gbọdọ̀ ṣọ́ra ara rẹ̀. Pàápàá jùlọ àwọn, àwọn àgbà máa ń bọ̀, wọ́n ń bọ̀ wípé èèyàn kọ́ lọ sọ́wọ́ lọ́wọ́ ẹni tí ń, tí ń sọ́wọ́ tá aṣọ. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè mọ sọ́wọ́ tá wo sọ̀wọ́n tí wọ́n lè fi ibi irun mú yàn. Ẹ̀yàn gbọdọ̀ mọ orí ẹni fẹ̀ ẹni tó ń fọwọ́ kan irun èèyàn àti ibi tí irun èèyàn jábọ́ sí, àti ẹni tó ń bá yàn ṣe irun. Ẹ̀yàn gbọdọ̀ mọ láti lè wà ní àlàáfíà. Àh, irun ṣíṣe tèmi, mò jẹ́ bí ẹnìkan tí mò máa ń ṣe irun ní èèmejì lóṣù, torí ọkùnrin ni mí. Mo sì máa ń, irun mi kì í sábà, mi ò fi bẹ́ẹ̀ ní irun lára. Mi ò fi bẹ́ẹ̀ ní irun lára. Mo máa ń, mo máa ń gbé irun mi lọ sí ọ̀nà bàbá tó máa bá mi ṣe irun ní èèmejì ní ọ̀sẹ̀, ní èèmejì ní oṣù. Oṣù kan, mo máa ń ṣe irun ní èèmejì. Fún dí ẹ̀yìí ká sọ pé mo ṣe irun ní ọjọ́ kìn-ínní oṣù, oṣù, ọjọ́ kan ní oṣù. Tó wá tán di ọjọ́ kẹẹ̀dógún oṣù, mo tún máa lọ sí ọ̀dọ̀ ẹni tí ń bá mi ṣe irun wa láti lọ ṣe irun ti mi. Mi sì ń fi kọ́lọ̀ tàbí tíntirun tàbí bí wọ́n sì máa ń sọ, mi kì í fi ṣe irun mi. Ẹ̀yín tí mò máa ń fi ṣe irun mi, òun náà ni táwọn òyìnbó pè ní dye tó máa ń fi kun irun láti lè jẹ́ kí irun kú dúdú síi. Mi kì í kun irun mi ní kọ́lọ̀ mìíràn bí àwọn ẹlòmíràn ṣe máa ń kun irun wọn ní funfun tàbí kọ́lọ̀ mìíràn tàbí, àh, tàbí àmì, àmì àárọ̀. Èmi máa ń kun irun tèmi ní dúdú láti lè jẹ́ kí ó dúdú síi. Nígbà tí mò bá sì ti ṣe, ìgbà tí mò máa ń fi dáì ṣe irun mi, ẹ̀ẹkan lóṣù tàbí ẹ̀ẹkan lóṣù méjì tàbí ẹ̀ẹkan lóṣù ni mò máa ń fi dáì ṣe irun mi torí mò ka nínú ìwé, mò sì tún gbọ́ pé, mò kà nínú ìwé, mò sì tún gbọ́ pé ó dára tó láti máa, láti máa fi dáì ṣe irun ní gbogbo ìgbà pé ó máa ń jẹ́ kí irun èèyàn kó funfun. Mi ò sì fẹ́ darúgbó láì tọ́jọ́ torí ẹni mo fi mọ̀, mo fi fi àìsílẹ̀ láti máa ṣe ní ẹ̀ẹkan lóṣù tàbí ẹ̀ẹkan láàárín oṣù méjì tàbí èèmejì láàárín oṣù mẹ́ta. Tó bá ṣe, tó bá ṣe lọ, tó bá ṣe bá ẹ̀mí mi lọ sí í ni. Mo jẹ́ èni kan tí mò máa ń fọkàn sí gbogbo ǹkan mi tí mi ò sì ń gbé orí mi lọ síbi tí ó bá ti, ibi tí ó bá dáwọn èèyàn bá pọ̀ sí tàbí ibi tí àwọn ẹni bí bá pọ̀ sí torí ọ̀pọ̀lọpọ̀ láàmú ló dàkún dẹ́lẹ̀. A mọ ìtìnú irun. Mo máa ń ṣe irun mi ní, àh, punk. Ẹ di a mọ̀ sí Obama, irú style tí ààrẹ orílẹ̀-èdè ìlú, ìlú Amẹ́ríkà tá a mọ̀ sí Barack Obama, irú style tó máa ń ṣe, òun lè mọ̀nà máa ń ṣe sí orí tèmi náà láti lè mọ̀ pé èmi náà, láyé ara mi náà, ààrẹ orílẹ̀-èdè kan náà lè mi náà. Mo máa ń ṣe irun yìí, mò ní ìfẹ́ ẹ. Irun yìí tí mò máa ń ṣe yìí, mò ní ìfẹ́ ìdí gidi gan-an bí mò sì máa ń ṣe irun mi nìyẹn.

Ọkọ̀ ojú omi, ó jẹ́ ǹkan tí ò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ ní orílẹ̀ èdè tí mo wà, pàápàá jùlọ torí àwọn ewu tó wà níbẹ̀. Tẹ́yan bá dé ilẹ̀ Igbo ní orílẹ̀ èdè Nàìjíríà tí mo wà, tí omi ò sàn, tí omi wà káàkiri, ibẹ̀ ni a ti lè rí ọkọ̀ ojú omi. A lè rí èyí tí wọ́n fi irin ṣe tí àwọn olóyìnbo ń pè ní boat tàbí ship. A sì lè rí èyí tí àwọn èèyàn ti wá náà ṣe, tán fi ọgbọ́n ọlọ́run tí ọlọ́run fún wọn láti ṣe. Ìyẹn ta mọ̀ sí canoe. Ó ní pákó ton maa ń ṣe láti fi, tí àwọn apẹja máa ń lò láti lè mú ẹja nínú odò, tàbí láti lè bọ́ sí ìlú kan sí omi náà. Àwọn sì mọ̀ ní, ó máa ń ní ohun kan tí wọ́n máa ń fi máa wa omi tí ó fi máa lọ síwájú. Èyí tó bá jẹ́ canoe ni mo ń sọ. A sì ní ship àti boat tí àwọn òyìnbó ṣe tó ní engine tó máa ń ru omi fúnra rẹ̀ tí yóò fi máa lọ sí iwájú. Èyí kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ ní ilẹ̀ Yorùbá, ilẹ̀ kaáròojìrè níbi báyìí torí a o fi bẹ́ẹ̀ ní odò. Ibi tí a lè rí ọkọ̀ ojú omi, ọ̀un naà ni ìlú Èkó, ta mọ̀ sí ìlú Èkó alòmíṣa lẹ̀gbẹlẹ̀gbẹ. Ibi táa lè sọ, táa lè sọ pé a lè rí ọkọ̀ ojú omi nìyẹn. Torí, torí ẹni ìlú Èkó fi jẹ́ ìlú tó, tó dára tó sì, tó sì tóbi nípasẹ̀ ohun tí a gbé kalẹ̀ níbẹ̀. A sì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó ń gbé bẹ́ẹ̀, pàápàá jùlọ èmi tí mò ń sọ̀rọ̀ yi. Mo jẹ́ ẹnìkan tí mò ń gbé ìlú Èkó. Èkó láti lè rí ọkọ̀ ojú omi lọ́lọ́kan ọjọ́ kan, èyí tí ó ń kó ẹrù láti òke òkun wá ni. Torí Èkó ni seaport tí a mọ̀ pé, tí a mọ̀, tí ó ń kó ẹrù láti orílẹ̀ èdè kan sí orílẹ̀ èdè mìíràn. Èkó ni seaport Nigeria ó wà. Torí ẹ́ ní fun dí èyí, gbogbo oríṣiríṣi ọkọ̀ ojú omi ni ó wà níbẹ̀. Èyí tó ń kó container àbí èyí tó ń kó ọkọ̀ tàbí èyí tó ń kó epo àbí èyí tó ń kó oríṣiríṣi nǹkan ó wà ní ìlú Èkó. Ní ibi táa mọ̀ sí wharf tí àwọn tó bá n kó ẹrù, àwọn ọkọ̀ ojú omi tó bá n kó ẹrù láti òke òkun, ibi tán máa ń dúró sí, tán ti máa n anchor, tán ti máa n, o, ibẹ̀ ni àwọn oríṣìí wọn tì máa ma ja lẹ́yọkọ̀okan. Tí wọ́n sì máa ma ja àwọn ẹrù yẹn lẹ́yọkọ̀okan. Àwọn ẹrù tón lè já lórí ọkọ̀ ojú omi imí, imí lè tó oṣù méjì kan torí já tán. Ki wọ́n torí àwọn ẹrù yìí já tán. Oríṣiríṣi àwọn òṣìṣẹ́ ló ṣì ń ṣiṣẹ́ níbẹ̀, ta mọ̀ sí wharf. Ẹ̀mí náà ni ore ofẹ́ láti gun ọkọ̀ ojú omi rí ní àsìkò kan ṣùgbọ́n mi ò gun lọ orílẹ̀ èdè mii. Mo gun káàkiri Nàìjíríà ni. Nígbà tí èmi náà nípé kí n tì ẹ́ mọ̀ bí ọkọ̀ ojú omi ṣe rí, tí mo mọ̀ bí ọkọ̀ ojú omi ṣe rí, tí mò bá ṣe ń gun torí mo ní ìbẹ́rù fún omi gan-an. Mi ò mọ òdò wẹ̀, mo sì fẹ́ bẹ́ẹ̀ díẹ̀ díẹ̀ láti lè mọ̀ bí ọkọ̀ ojú omi ṣe rí, láti lè ní ìrírí nípa ọkọ̀ ojú, ọkọ̀ ojú omi. Torí ẹ́ ni mo fi lọ sanwó tó, tó kéré díẹ̀ táa lè sọ pé ó gara lájùlọ. Tẹ́yan bá dé ibi tí àwọn ọkọ̀ ojú omi yìí wà, mo ní àǹfààní láti ìgbà tí mo sanwó tí mo rlò tán fún mi ní ìwé pẹ́lẹ̀bẹ́ kan tí àwọn olóyìnbo mọ̀ sí ticket. Mo sì gba, mo sì gba ibi tí wọ́n gbé ọkọ̀ ojú omi yìí sí. Ẹni tí ó sì wá ọkọ̀ ojú omi yi, ó ti wá n bẹ́, èmi nìkan kọ́ ni mo wá n bẹ́. Torí tó bá jẹ́ èmi nìkan ni, ó ṣẹ́ṣẹ kí ẹrú máa ba mi bí a ṣe lọ̀ níyẹn táa ṣe káàkiri gbogbo òkun àti gbogbo òòṣà. Bẹ́ẹ̀ ni mò ń fi ọkàn gbàdúrà kí ọkọ̀ ojú omi náà kó má lọ takú sí àárín odò, kí iye mọjá má lọ bínú, kó má gbé olúwa, kó má gbé ẹmi èèyàn mi. Àwọn náà sì ti pèsè àwọn olùdáàbòbò, àwọn eṣọ, àwọn eṣọ tón wà ní etí omi láti lè dáàbòbò àwọn ènìyàn. Wọ́n sì fún wa ní aṣọ kan tí a lè fi, tí wahala bá ṣẹlẹ̀ tí a o fi ní lè rìlẹ̀ ni inú omi. Bí mo ṣe gun ọkọ̀ ojú omi káàkakiri fún bí i wá ọgbọ̀n ọṣẹ ju ní ọdún náà lọ́hùn-ún nìyẹn, mo sì nífẹ̀ẹ́ sí oríṣiríṣi nǹkan tí mo rí àti ìrírí nípa ọkọ̀ ojú omi.

Tí mo bá fẹ́ sùn, mo máa ń lo ìrọrí méjì. Ìrọrí jẹ́ ǹkan tí a lè fi síbi ọrùn, ibi tí a lè gbé orí lé tí a bá ti fẹ́ sùn kí ọrùn máa ma ró wa tàbí kí a lè ní orùn tó dára láti sùn. Ìrọrí jẹ́ ǹkan tí wọ́n fi aṣọ àti fọ́ọ̀mù, kíni fukefukẹ̀ tí a mọ̀ sí fọ́ọ̀mù tí wọ́n fi ṣe papọ̀. Ìrọrí jẹ́ ǹkan tí kò gùn pá láti rà àti láti rí tí gbogbo èyàn sì máa ń tà, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ko ló mo ba sì máa ń lo ìrọrí. Ìrọrí ẹlòmíì máa kan rà á. Tó bá ti lò ó fún ìgbà díẹ̀, ó máa ṣú, ó máa ńí pé ọrùn ró òun tàbí ǹkan kan ṣẹlẹ̀ sóhun. Ó máa-- ìrọrí ẹlòmíì sì ni ẹlòmíì ò ní ìmọ̀ tó tó láti lè pa ìrọrí rẹ̀ mọ̀. Ìrọrí jẹ́ ǹkan tí bí a ṣe ń fọ̀ bedsheet wa, bá ṣe ń mójútó ara wa, ó yẹ gba, a gbọ́dọ̀ máa mójútó ìrọrí wa náà torí níbẹ̀ la ń gbé Ẹlẹ́dà wa lé. A gbọ́dọ̀ máa mójútó torí níbẹ̀ la ń gbé Ẹlẹ́dà wa lé. Ìrọrí jẹ́ ǹkan tí, à, tí mo nífẹ̀ẹ́ láti máa fi ṣeré nígbà tí mi ò ti ba ti sùn. Mo nífẹ̀ẹ́ láti máa fi ṣeré nígbà tí mi ò bá ti sùn. Mo máa fi ṣeré gidi gan bí kí n fi sí ẹsẹ̀ mi tàbí kí n sá, kí n sá máa fi ṣeré lé ọlọ́kan jọkan nígbà mìíràn kó tó di pé màá sùn. Mo sì ní bí méjì lọ́wọ́lọ́wọ́ tí mo rà á tí mo fi ń sùn. Kì íṣe gbogbo ìgbà mí, mo máa ń kan méjèèjì papọ̀ tí màá fi méjèèjì sórí ara wọn kí n tó gbé orí lé. Ìgbà mì sì ni màá fi-- ló ẹyọ kan, màá mú ìyí tó kù, màá fi sí gbéri mi níbi ọwọ́ ẹsẹ̀ mi tí mo máa kaṣẹlẹ̀. Ó sì máa jẹ́ kí ẹ ní ọrùn ayọ̀ torí ó máa ń jẹ́ kí, kí èèyàn má sùn ní ibi tí ó kàn ṣáàdà wà gẹ́gẹ́ bí bẹ́ẹ̀dì ṣe wà. Ẹ mọ̀, tí èèyàn bá sùn ní orí bẹ́ẹ̀dì tí àwọn òyìnbó mọ̀ sí, ẹ́, ìbùsùn, tí èèyàn bá sùn lórí ẹ̀, èèyàn sì tún máa fi ọwọ́ rẹ̀ láti ṣe ìrọrí tí èèyàn ò bá ní ìrọrí. Ṣùgbọ́n nígbà tí ìrọrí bá ti wà, kò nílò láti fi ọwọ́ ènìyàn ṣe ìrọrí. Nígbà tí ìrọrí bá ti wà, èèyàn kàn nílò láti tọ́jú ìrọrí rẹ̀ dáradára láti lè mọ bí wọ́n ṣe ń fi, wọ́n ṣe ń lòó àti bí wọ́n ṣe ń fi sùn. Torí ẹlòmíì kò mọ̀ bí wọ́n ṣe ń lò ó àti bí wọ́n ṣe ń fi, wọ́n fi ń sùn. Ẹlòmíì kan máa lò ó nílò pé, ẹ́, kò mọ̀ ìtumọ̀ rẹ̀. Ẹlòmíì sì ni ó kan máa, ó máa tọ́jú rẹ̀. Ẹlòmíì sì wà tó mọ ìtumọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí èmi tó mọ sọ̀rọ̀ yi. Mo mọ̀ bó ṣe máa ń tọ́jú rẹ̀. Tó bá di àárọ̀ tí mo bá jí, màá fọ̀ ọ́ gbá gbogbo ibi tí fọ́ọ̀mù bá sá pamọ́ sí. Màá ṣọ́wọ́ ṣe dáadáa kó lè bá wà bí ó ṣe wà tẹ́lẹ̀. Tí ó bá sì ti ṣe díẹ̀ tí mo bá fẹ́ fọ̀ bedsheet mi, màá mú kíni ìrọrí torí ó ní aṣọ tí wọ́n fi ń bò. Màá yọ kúrò, màá lọ sá ìrọrí yẹn síta torí ooru. Tí ooru bá ti wọ inú fọ́ọ̀mù náà, ó ṣeéṣe kí ó máa ruń, kí ó máa dára láti, torí àwọn òórùn tí ó máa jáde síbẹ̀ tí èèyàn bá gbé orí eyan lé, ómodára fún ago ara wa. Torí ẹ̀, ìgbà tí èèyàn bá, a sì lè wà ní ìmọ̀tótó, mo máa ń, mo máa ń tọ́jú rẹ̀ dáadáa. Ìgbà mì sì ni nígbà kan rí mo ti tú gẹ́gẹ́ bí ó ṣe rí tí mo titú, mo ti yọ àwọn fọ́ọ̀mù tó wà bẹ́ kúro. Mo kọ́kọ́ lọ sa lọ́tọ̀ náà. Nígbà tó gbẹ, mo wá fọ̀ ọ́, aṣọ tí wọ́n ń di àwọn fọ́ọ̀mù yẹn sí, mo fọ̀ ọ́ tí mo sì sá òun náà tí ó gbẹ. Mo wá ki sínú ẹ̀ pada. Mo tún ran bí ó ṣe wà tẹ́lẹ̀. Ìyẹn gan ló tun waa fún ní òórùn tó dára. Mo wá tẹ́ lọ́fíndà sí. Kìn tó wá fi aṣọ tí mo máa fi ń bò, mowá fi bò. Ìyẹn tó wá ń fún un ní òórùn, ó tún ń fún ní òórùn tó dùn. Ó tún ń fún un ní ọjọ́ tó pẹ́ láti lò ó láti tún máa lò ó torí tí èèyàn bá ń tọ́jú ǹkan tí èèyàn ń lò ó, ó máa jẹ́ kó dára ó sì máa jẹ́ kí ó ṣe lò dáradára. Kò sí bí èèyàn ṣe wá sí ọ̀dọ̀ mi tó bá gborí lé ìrọrí mi, ó máa mọ̀ pé mò ń tọ́jú rẹ̀, mo sì ń jẹ́ enikan tí kó fẹ́ ìdọ̀tí rara ati rara. Ìrọrí jẹ́ ǹkan tí mo gbọdọ̀ máa lò tí mo bá ti fẹ́ sùn torí mo gbádùn bí mo ṣe ń lò ìrọrí.

Ìsọ̀rọ̀ ayárabíàṣá o jẹ́ ǹnkan tí, a, mo ní ìfẹ́ sí jùlọ torí ní àti, ni ìgbà yìí ní ọjọ́ tó ti pẹ́ kò sí àǹfààní fún àwọn ẹ̀rọ ayárabíàṣá, àsìkò tíì mọ̀ ọ́n sọ yí, àsìkò ti a kọ lẹ́tà pẹ̀lú ìwé, pẹ̀lú gègé àti tàkádà tí a fi ránṣẹ́, dá'mọ̀ lọ síbi tí wọ́n ti ń fi ìwé ránṣẹ́ tí a mọ̀ sí post office, táa sì ra stamp, táa fi lẹ ọ̀pọ̀lọpọ̀ lẹ́tà àti onírúurú ohun kan tí yóò dé sí ọ̀dọ̀ ti, ọ̀dọ̀ ẹni tí a fi rán tó ń fún wọn ní èrò búburú nípa ẹni yẹn n pé bóyá ǹnkan ti ṣe. Ṣùgbọ́n mo ní ìfẹ́ sí bí Ọlọ́run ṣe fún àwọn àwẹ̀dá ní ọre ọ̀fẹ́ àti pàápàá jùlọ àwọn elédè gẹ̀ẹ́sì ní ọpọlọ láti lè pé ṣe àtúnyẹwò sí gbogbo a ń fi lẹ́tà ránṣẹ́, à ń kọ̀wé láti o, láti ibìkan sí ibìkan tí kò rọrùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti lè ṣe é ní ọ̀nà tó rọrùn ní ìsinsìnyí, láti lè ṣe é ní ọ̀nà tí kò rùn láwàlàá lọ tí kò sì fún ènìyàn ní ìhàn wàhálà tó ga jùlọ ní àsìkò ìsìn. Èèyàn lè, èèyàn lè mú ẹ̀rọ ayárabíàṣá èèyàn, kí èèyàn sì gba lẹ́tà tó lé ní ọ ìgbà, tí èèyàn sì máa dá wọn lóhùn ẹyọ kọ̀ọ̀kan láì kú òní inú ilé rẹ̀ tàbí ibi tó bá dúró sí ní, ni ìrọ́wọ́rọ̀sẹ̀ pẹ̀lú ìrọ̀rùn láìsí pé bóyá èèyàn ṣé ń mú ọ lọ sí ibìkan láti jẹ́ kí wọ́n fi lẹ́tà yẹn ránṣẹ́ gẹ́gẹ́ bí a ṣe ń ṣe nígbà, ngba kan lọ sẹ́yìn. Nígbà kan lọ sẹ́yìn, a máa ń ṣe láti, láti lè gbọ́ ohun àwọn ọ̀rẹ́ tàbí olo, ojúlùmọ̀ wa tàbí ẹni tó súnmọ́ wa. A máa kọ lẹ́tà, a sì máa mú lọ sí post office. A máa ra stamp kó tó di pé wọn ó fi lẹ́tà wa ránṣẹ́. Lẹ́tà mi o lè lo oṣù kan, o lè lo ọdún méjì, o lè lo oṣù kan, o lè lo oṣù méjì, ìmíìgan o lè lo ọdún, ìmíìgan ẹni táa rán ṣí lè mọ̀ ọ́ rí ìgbà, o lè mọ ri lẹ́tà kankan gbà tí àwọn tí wọ́n ṣiṣẹ́ nbẹ́ tán máa ti sọnù. Tàbí tun èèyàn gbọ́dọ̀ nígbà mi èèyàn máa kọ lẹ́tà bí oríṣi mẹ́wàá tó jẹ́ i pé bí i méjì àbí ẹ́yọ̀ọ́kan ló máa dé ibi tí èèyàn fi ránṣẹ́ sí. Tí kẹ́ ẹ́ni náà sì to, tó ń fèsì sí lẹ́tà, èèyàn tó máa dúró bí i, melii, mélòó kan, bí i oṣù mélòó kan tí èèyàn tó dúró rí èsì ọ̀rọ̀ tí èsì ọ̀rọ̀ lẹ́tà tí èèyàn kọ̀. Ṣùgbọ́n ní ìsinsìnyí ní ọdún ta wà yìí, Ọlọ́run ti fún àwẹ̀dá ní oríṣiríṣi ọpọlọ láti gbé àwọn ẹ̀rọ oríṣiríṣi kalẹ̀, pàápàá jùlọ ẹ̀rọ ayárabíàṣá tí eléyìnbo mo sí kọ̀mpútà. Ó ti jẹ́ ǹnkan tí ó ti jẹ́ kí ayé kó rọrùn síi fún tójútúmọ̀, tó tuntun jẹ́ kí ayé kó rọrùn fún gbogbo ènìyàn. Ẹni tó bá mọ̀ ọ́n pà rẹ̀ láti lè lo ẹ̀rọ ayárabíàṣá tí a mọ̀ sí kọ̀mpútà, ó máa bẹ̀rẹ̀ sí ní lò ó ní ọ̀nà tí kò ní fi pa lára, kò tiẹ́ sí ipa lára kankan mọ́. Ju pé kí èyí tó báa ń lò náà, èyí tó bá jẹ́ èyí tí a ń lò tó ń lo náà tí eléyìíbo mọ̀ sí desktop tàbí èyí tí a máa charge táa sì lè rí iná rẹ̀ lò fún ìgbà díẹ̀ tí eléyìíbo mọ̀ sí laptop, laptop àtàwọn èlò mìíràn tí wọ́n ń lò náà náà tí a lè fi nọ́mbọ̀ láti lè lo wọ́n. Pàápàá jùlọ gẹ́gẹ́ bí fax machine tí a lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ láàárín ìṣẹ́jú àyà, ó ti máa dé ibi tí a rán ṣí. A lè wà ní orílẹ̀èdè Nàìjíríà wá ń bi báyìí, ká sì ṣe àtẹ̀jíṣẹ́ ká sì fi lẹ́tà ránṣẹ́ lórí ẹ̀rọ ayárabíàṣá sí òkè òkun láàárín ìṣẹ́jú méjì, ẹni tí a fi ránṣẹ́ sí yóò sì rí nǹkan tí a kọ fún, yóò rí lẹ́tà tí a a fi sọwọ́ si, òun náà ó sì fèsì, a sì rí èsì wa ní kan mọ́ńgómó láìsí pé bóyá èèyàn ṣé ń lọ sí post office e gẹ́gẹ́ bí a sì máa ń lọ nígbà kan. Ayárabíàṣá a jẹ́ ǹnkan tí ó dára dára tó dára gidi gan. Bí mo ṣe máa yanjú àwọn, àwọn ẹ̀rọ, àwọn mẹ́séjì tàbí àwọn ìsọ̀rọ̀ ni pé mo máa ń yanjú ẹ̀ ní ẹyọọkọ̀kan tí ó máa fi láàárín ìṣẹ́jú àbí wákàtí bó ti dáhùn èèyàn lóhùn tán láìṣe wàhálà rárá níbi tí mo bá wà.

Mo jẹ ẹ̀so tí mo fẹ́ràn jẹ láti má jẹ jù. Mo fẹ́ràn láti má jẹ èso máńgò. Mo fẹ́ràn láti má jẹ èso máńgò. Mo ṣẹ̀ mo fẹ́ràn èso máńgò gidi gan. Tórì èso jẹ́ ǹnkan tí a le rí ǹnkan tí à ń pè ní fructose níbẹ́, tó ṣì má ń ṣe ara ní aǹfàní. Mo fẹ́ràn oríṣiríṣi èso, ṣùgbón máńgò jẹ́ èso tí mo fẹ́ràn jù lọ. Máńgò jẹ́ ǹnkan tí a lẹ ṣọ̀ pe ó kéré ò ṣì dùn, tórì ẹ̀ni tí ó bá fẹ́ràn máńgò, ó le fi ṣe ounjẹ láìṣi pé ó máa jẹ oun tí ó ṣi máa yó bámú bámú. Mo ranti ìgbà tí a lọ sí okò tàa lọ sí okò máńgò lọ́sàn. Torí máńgò lá jẹ lọ́sàn, tí a fi tí a fi jẹ oun tí a múmi sí, tí ó ṣi ń ṣẹ wá bí ìgbà tí ká mọ́ jẹ ǹnkan kan mọ́, tórì inú wà tí kún. Máńgò jẹ́ ǹnkan tí mo fẹ́ràn sí, tíi gbogbo ènìyàn ná tí ó ṣún mọ̀mí tan ṣi fẹ́ràn máńgò. Tórì ibi tí mo tí wá ní ìpìnlẹ̀ Ọ̀yò ni Ògbòmọ̀ṣọ, a ní máńgò. Máńgò wà jẹ máńgò kan tí gbogbo ìlú Yorùbá atí ní orilé-èdè yí tí wọ́n bọ́lá fún, tórì adùn tó wà níbẹ́ ni wọ́n fi bọ́lá fún máńgò ìlú wà, ìlù mi. Máńgò ìlù mi jẹ́ máńgò tí ǹwòn kíì fí ń ṣeré. To bá bọ́ sáṣikò tí aṣikò ojò tí máńgò tán wí tó bá bẹ̣̀rẹ̀ ṣi ní, ṣi ní pọ̀ọ̀ yànturu. Àwọn ènìyàn bẹ̣̀rẹ̀ ṣi ní wá sí inú ìlù láti wa máa ra. Wọ́n máa ra igi, wọ́n ṣi máa ká sínú àpẹ̀rẹ̀, wọ́n máa fí sínú ọ̀kò láti gbé lọ sí ọ̀jà. Wọ́n le gbé lọ sí ìpìnlẹ̀ Èkò, ìpìnlẹ̀ Oǹdó, ìpìnlẹ̀ Èkìtì, ìpìnlẹ̀ Òṣun, ìpìnlẹ̀ Ilọ̀r̀in. Bọ́n ṣe máa ń wá láti oríṣiríṣi ibi gbogbo sínú ìlù tí a tí bími tà mọ̀ sí Ògbòmọ̀ṣọ láti wá ra máńgò wa. Tórì máńgò wa jẹ́ oun tó ní àwọn àlùmọ́nì nínú, tí ó ṣi ń ṣe ara lókun, tó ṣárá ní ní dáa dáa. Tórí ẹ̀nì àwọn ènìyàn fí ń wá sí ọ̀dò wa láti wá máa ra máńgò wa. Aṣikò máńgò jẹ́ aṣikò kan tí mi kií ṣábàa jẹ oun ohun míràn, torí máńgò yẹn jẹ́ ǹnkan tí mo fẹ́ràn jù. Mo le jẹ́ láárò, mo le jẹ́ lọ́sàn, mo le jẹ lálẹ, kó dàa, mo tún le jẹ́ láriń oru tí mo bá rí ní ààrọ̀wọ́ tò. Mo fẹ́ràn máńgò gan tí mo ṣi máa jẹ pẹ̀lú tinú tinú tinú tọ̀kàn tọ̀kan, pẹ̀lú ìtunú. Torí kò ṣi bí ènìyàn ṣe jẹ máńgò ẹ̀yọ̀ kan tí ò ní tun fẹ́ jẹ mi. Pápàájù tó bá jẹ máńgò Ògbòmọ̀ṣọ, èyí tí ó dùn. Gẹ̀gẹ́ bí mo ṣe ṣàlàyé ṣájù. Máńgò ìlù mi jẹ́ máńgò kan tí àwọn ènìyàn máa ń kan sárá sí. Torí ó ṣe ní iṣu, bẹ́èní à lò dun, ó ṣi ní adùn tí kí a le fi wé àwọn máńgò míràn. Máńgò wa ní ìlù wa, ó jẹ máńgò tí wọ́n tún má ń fí ráńṣé sí òkè òkun ní ìlù àwọn elédè Gẹ̀ẹ̀ṣi lọ̀n tìrí. Torí àwọn aǹfàní tó wà nínú máńgò tí wón báa jẹ. Máńgò gẹ́gẹ́ bi aǹfàní tó wà nínú máńgò bí ìmọ̀ ṣáyẹ̀ńṣi ṣe ń kọ wa. Tio wà nínú máńgò. Máńgò jẹ́ bí èso tí àwọn ọlóyìnbó ń pè ní fruit. Ó jẹ bí èso tí àwọn ọlóyìnbó ń pè ní fruit. Ó ṣi ní à ohun àlùmọ̀nì tó ń ṣe fún ara tí àwọn ọlóyìnbó mon ṣi fructose. Fructose yìí ó ní à ń ri ní bí máńgò tí jẹ. Àwọn sugar tó wà nínú fruit tá ń jẹ, nínú èso tá ń jẹ, ó ní ọlóyìnbó máa ń ṣi fructose, ó ní a ń jẹ. Tí a bá tí jẹ, ó ní ara wa máa lo tó máa mú láti fi ṣàrà riǹdin, tí gbogbo ara wa ó ṣi máa jọ̀lọ. Máńgò jé ní oun kan tí mo máa ń jẹ. Kó dàa, ìgbà tí aṣikò máńgò bá dé, mi kìí ka ye máńgò tí mo máa ń jẹ lójúmọ́. Ayàfi tí mio bá rí máńgò lókun. Sugbon tí mo bá rí, ó ṣe kí ń ra, ó ṣi kí ń lọ sínú okò láti lọ káa fún rá mi, láti jẹ, láti jẹ papàà jù tó bá wà lórí igi tí ò tí bọ̀lẹ̀ tàbí eyi to bá ṣè bọ̀lẹ tó ṣi lé, tó ṣi ní iṣu dáadàa. Ó máa yó èeyàn te ènìyàn bá múmi sí. Máńgò.

À, òfin ìyára ọkọ̀ jẹ́ ǹkan tí èèyàn ò gbọdọ̀ fọwọ́ yẹpẹrẹ mú. Torí òfin. Wọ́n ní pé àwọn àgbà bọ̀ wọ́n ń pé ìlú tí ò bá ṣì òfin kò sí ẹṣẹ̀. Ìyà òfin ìyára ọkọ̀ sì jẹ́ òfin kan tí, ò gbọdọ̀ fojú tẹ́mbẹ́lú torí ó níṣe pẹ̀lú ẹ̀mí ènìyàn tí èèyàn ò bá tẹ̀lé òfin, èèyàn, èèyàn lè lọ ṣìwàhù, tàbí kí èèyàn fi farapa, tàbí kí èèyàn lọ fi kí èèyàn lọ kó bá àwọn ènìyàn tó ń lọ jẹ́jẹ́ wọn torí ẹ ènìyàn ṣé gbọdọ̀ ní ìdánilẹ́kọ̀ọ́. Ẹ̀yàn gbọdọ̀ lọ fún ìdánilẹ́kọ̀ọ́, nípa. Bí a ṣe ń ṣe ní ojú pópó. I-ìyára ọkọ̀, òfin ìyára ọkọ̀ ó jẹ́ òfin kan tí gbogbo olùwakọ̀ gbọdọ̀ mọ̀, gbogbo olùwakọ̀ tí wọ́n gbọdọ̀ mọ̀. Ẹni tí kò bá mọ̀ ó ṣe é ṣe kí ó fi ara pa tàbí kó, kó bá àwọn ènìyàn kí àwọn ènìyàn sì farapa látipàṣẹ àìmọ̀ òfin ìyára ọkọ̀. À, òfin ìyára ọkọ̀ jẹ́ ǹkan tí a gbọdọ̀, tí a gbọdọ̀ máa fojú fo dà. Ó gbọdọ̀, ó jẹ́ ǹkan tí a gbọdọ̀ máa fojú fo dà tí a gbọdọ̀ mọ̀ tọkàntọkàn. A gbọdọ̀ mọ̀ kìndìgan ni torí. Ó ní, ó níṣe pẹ̀lú ìgbádùn àti ẹ̀mí ènìyàn tí a gbọdọ̀ fi ọwọ́ tí kò dára mu. A gbọdọ̀ mọ̀ bí wọ́n ṣe, wọ́n ṣe ń mọ̀, wọ́n ṣe ń rìn ní ojú pópó. Pápá jù lawa tí a bá ń rìn, pápá ju lawa tí a bá ń rìn a gbọdọ̀ mọ̀ bí wọ́n ṣe ń rìn. A gbọdọ̀ mọ̀ pé, tí a bá ń rìn lọ́nà òsì ó yẹ ká kọjú sí ọkọ. Tí a bá ń rìn lọ́nà ọ̀nà ọ̀tún ó yẹ ká kọjú sí ọkọ̀ náà ni torí ká lè báà rí tí ọkọ̀ tàbí, à, àwọn ẹ̀rọ tí a fín rìn tó bá,. Tó bá ń bọ̀ láti lè mọ èyí tó ń ṣiṣẹ́ dáradára tàbí, èyí tí bírèkì rẹ̀ bá ti fẹ́ faili láti lè yágò fún. Tí a bá mọ̀ táa bá kọ́ ẹyin sí ọkọ̀, a mọ̀ ohun tó ń bọ̀ lẹ́yìn bóyá ó lè gbá wa ni àbí ǹkan burúkú lè ti bẹ́ ṣẹlẹ̀ tó máa la ilé ìwòsàn lọ tàbí la ikú lọ, tàbí la oró àti ẹ̀kún wá, ẹ̀kún lọ tí a sì gbọdọ̀ fẹ́ kí orú ǹkan báyìí kó ṣẹlẹ̀, kí a sì gbọdọ̀ fẹ́ kí irú ǹkan báyìí kó ṣẹlẹ̀. Torí ẹni a fi gbọdọ̀ mọ̀ nípa àwọn ìyára ọkọ̀ òfin ìyára ọkọ̀, òfin ìyára ọkọ̀ torí tí a bá fẹ́ rí iná lásán, tí a bá fẹ́ rí iná, tí a bá fẹ́ fo iná ní ojú pópó a gbọdọ̀ wo ọ̀tún àti òsì, àti òsì láti lè mọ̀ ọkàn bí ọkọ̀ bá ń bọ̀ àbí ohun kan mìíràn bá ń bọ̀ ojú pópó láti lè fo iná ní láìsí wàhálà. Tí a bá ṣe ń rìn pẹ̀lú ohun ní wa tàbí bóyá bí à ń mú àwọn èlò wa lọ tàbí à ń mú ǹkan lọ́wọ́ a gbọdọ̀ mọ̀ bí wọ́n ṣe, wọ́n ṣe ń rìn kí a má bà pa ara wa lára. Tàbí kí a má bà kó bá ẹni tó ń lọ rẹ̀ jẹ́jẹ́ rẹ̀. Ẹni tí ó bá sì ní ọkọ̀ tàbí tó ní ohun èlò tí wọ́n fi ń rìn bóyá bí ọ̀kadà bí máṣíìnì tàbí bí kẹ̀kẹ́ tó ń rìn lójú pópó, irú ẹni bẹ́ẹ̀ náà gbọdọ̀ ní ìdánilẹ́kọ̀ọ́. Ó gbọdọ̀ lọ fún ìdánilẹ́kọ̀ọ́ bí a ṣe ń rìn, bí a ṣe ń rìn ní ojú pópó torí ìrìn ojú pópó kì í ṣe ìrìn tí a gbọdọ̀ fi ojú tẹ́mbẹ́lú tí a sì gbọdọ̀ fi. Ojú kékeré mú torí ó níṣe pẹ̀lú ẹ̀mí ènìyàn. Oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ nípasẹ̀ àwọn ènìyàn tí wọ́n ò ní ìdánilẹ́kọ̀ọ́, ọ̀nà dáradára tí wọ́n ń kó bá ara wọn tí wọ́n sì ń gígbe oró, oró nígbà tí ó bá ṣẹlẹ̀ tán. Bí i ọ̀pọ̀lọpọ̀ òǹjẹ ní àǹfàní àti kígbe tí wọ́n máa ń kúrú ní ìfọnna ìfọsọ nígbà tí ìṣẹ̀lẹ̀ àbámì ìṣẹ̀lẹ̀ burúkú ọkọ̀, ìjàmbá ọkọ̀ tàbí ìjàmbá ojú pópó bá ṣẹlẹ̀. Kí ló sì máa ń fàá. O lè jẹ́ ǹkan kékeré tí a fi àkíyèsí ṣí. Ẹni tí ó bá ní ọkọ̀ kí ó tó lè jẹ́ bí ọkọ̀ rẹ̀ jáde lọ ní òwúrọ̀ ó gbọdọ̀ yẹ omi wò, kó yẹ epo wò, kó yẹ ọ́ìlì wò, kó yẹ gbogbo bírèkì rẹ̀ wò, kó yẹ ẹ́ máa ń ṣiṣẹ́ dáadáa. Èyí tó bá nílò, kó tún un ṣe tó kú díẹ̀ ká tó. Kó mọ̀ torí pé òun ń lọ ibi kan òun máa mánéjì rẹ̀, kó gbé e jána, torí àmọ́ntó lè ṣẹlẹ̀. Ìyára, ìyára ọkọ̀, òfin ìyára ọkọ̀ jẹ́ ǹkan tí gbogbo, gbogbo èèyàn àti kékeré àtàgbà àti ọkùnrin àti obìnrin àtà ọmọ, àtà ọmọdé tí a gbọdọ̀ mọ̀ tí a gbọdọ̀ kan sì kọ sí ó kan àyà wa láti lè gbé ìgbà ayé tó rọrùn. Ọ̀run ní Ọlọ́run Olódùmarè kò ní jẹ́ ká kúkú ọ̀wọ́, kò ní jẹ́ ká rìn jẹlu bá ń paná, kò ní jẹ́ ká rìn jẹ bá ń pọ́nà, kò ní jẹ́ ká rìn jẹ oyin bá ń pa gi. A gbọdọ̀ ní àkíyèsí nípa, òfin ìyára ọkọ̀. A sì gbọdọ̀ mọ òfin yìí, ní dájúdájú láti lè gbé ìgbà ayé tó dùn.

Ìbéèrè yìí jẹ́ ǹkan tí tí a bá bi gbogbo ènìyàn lérè tí wọ́n sì le dán, pàápàá jùlọ èmi tí mò ń sọ̀rọ̀ yìí. Ìpara jẹ́ ǹkan tí ènìyàn gbọdọ̀ má fisára. Tí ènìyàn bá wẹ̀ tán, ìpara tún máa jẹ́ kí ara ènìyàn kó jọ́lọ̀, ó tún máa jẹ́ kí ara ènìyàn kó máa rùnrun dúndùn, kò ní jẹ́ kí ara ènìyàn kí àwọn ìyẹ̀pẹ̀ àbí àwọn afẹ́fẹ́ tí ò dá kó lẹ̀ mọ́ yẹn lára. Ìpara jẹ́ ǹkan tí ó dára gan tí ó, tí mo rí ní àǹfààní fún tẹ́wẹ́ àti àgbà àti ọkùnrin àti obìnrin láti máa lò. Orúfẹ́ ìpara, oríṣiríṣi ìpara ló wà ṣùgbọ́n ìpara tí èmi ń lò gẹ́gẹ́ bí, ẹlẹ́ran gẹ́gẹ́ bí ènìyàn àti ọkùnrin tí èmi ń lò, mò ń lò Vaseline, mò ń lò ìpara Vaseline. Nítorí mo jẹ́ ẹnìkan, mo jẹ́ ènìyàn dúdú, mo sì nífẹ̀ẹ́ ìpara tí mò ń lò. Ìgbà mí mìíràn, ìgbà mìíràn mò ń lò orí tí àwọn olóyìnbo mọ̀ sí Shea butter èyí tí wọ́n ṣe láti company wà tí màá ṣe fi para tí ara mi yóò sì máa dán, tí ó sì máa jọ́lọ̀. Páápàá jùlọ tí mo bá ń ṣẹ̀wẹ̀ tán, mo fẹ́ràn ìpara láti máa para gan. Tí mo bá wẹ̀ lẹ́ẹ̀mejì lójoojúmọ́, mò mọ́ ń para Vaseline. Mo máa ṣe jẹ́ pé pàápàá jùlọ bóyá bí mo bá wẹ̀ láàárọ̀, mo máa pa òwò gbára tó bá dàálẹ̀ tí mò bá tún wẹ̀ bó ṣe ṣe tí ń pa ẹsẹ̀ àbí atọ́wọ́ àti ojú mi. Ìpara jẹ́ ǹkan tí mi kì í fi ń ṣeré torí kó tó di pé ó máa tán gan, mo ti ra omi tó pọ̀ kí ẹ̀yẹn tó tán torí mi kì í fẹ́ kí, kí n pa, kí n wẹ̀ kí n wá ní ìpara. Torí tí ènìyàn bá wẹ̀ tí ò ní ìpara, gbogbo ojú àti agbára rẹ̀ ó máa bẹ̀rẹ̀ sí ní funfun. Àfi ibi tí aṣọ bá bù nìkan ni ò ní funfun ṣùgbọ́n ibi tí aṣọ ò bù bí ọwọ́ bí ojú, ní ṣe ló máa funfun bí ẹni tí ò tí ì wẹ̀ fún ogún ọdún bí àwọn àlùmọ̀njírì bí ẹlẹ́nu ojú ẹni náà ṣe máa rí tàbí ẹni tó lọ fi èlùbọ́ kun ojú tó fi èlùbọ́ kun ojú tí a mọ̀ sí powder. Ì, bẹ́ẹ̀ nani ara ẹni náà ṣe máa rí. Nítorí ẹ ni mò fi nífẹ̀ẹ́ láti máa lò ìpara. Tí mo bá wẹ̀ tán tí mo bá jí l'òwúrọ̀, tí mo ṣe ohun tó yẹ kí n ṣe, tí mo gbómi sínú ilé ìwẹ̀, tí mo fi kẹ̀ǹkẹ̀ àtọ̀sẹ́ tí mo fi bu ara mi, tí mo wẹ̀ tí mo mọ́ tónítóní, tí mò ń nu ara mi nù, tí mò ṣì, tí mò ṣì mú ìpara mi bíi bá jẹ́ Vaseline, bí bá jẹ́ orí tí mo, tí mo dáko lẹ́ẹ̀kan tí mo fi pa gbogbo ara mi. Bẹ́ẹ̀ náà, màá mú aṣọ mi, màá sì wọ̀ láì lo lọ́fíndà gan. Ìlọ́fíndà inú ìpara yẹn ó sì máa jẹ́ kí àwọn ènìyàn máa mọ̀ pé, àí, eléébót, eléèṣẹ́ wẹ̀ tán ni. Ẹ̀rí bí i ṣe ń dán, àn, ojú ń dán, àdá, àn, ẹrù bí i ṣe ń dán bí, bí egbín. Bẹ́ẹ̀ náà ni gbogbo awọ mi. Bẹ́ẹ̀ ni ó sì máa jọ́lọ̀, tinu ni ó sì máa dùn. Tara mi ó sì máa dán bí, bí, bí òkè ara mi ó sì máa dán. Bara mi ó sì máa, ó sì máa dán tó bá ti rí mi. Tí ènìyàn bá rí mi láti ọ̀kan, ó sì máa mọ̀ pé eléèṣẹ́ wẹ̀ tán ni torí irúfẹ́ ìpara tí mò ń lò. Tí mò bá lo ìpara mi tán tí mo jáde, tí mo kọjá níwájú àwọn èrò, wọ́n máa mọ̀ pé, àá, eléèṣẹ́ wẹ̀ tán ni. Mo máa nífẹ̀ẹ́ orí fẹ́, mo nífẹ̀ẹ́ irú ìpara. Oríṣiríṣi àwọn ènìyàn níbi tí mo bá lọ tàbí tí mo bá kọjá lọ kí mò, wọ́n máa bi mí lérè pé irú ìpara wo ni mò ń lò káwọn náà lè lọ rà, káwọn náà lè mọ̀ lọ rà torí ẹlòmíràn ṣọ máa wò pé, àí, ó ṣe wá ń dán tó bá yí, ó ṣe wá dùn wò tó bá yí, ó ṣe wá ń rùn dúndùn tó bá yí, láì mọ̀ pé àṣírí ẹwà mi, ìpara ni. Mo nífẹ̀ẹ́ láti máa lo ìpara tí mo bá wẹ̀ tán ó jẹ́ ǹkan tí mi ò lè máa lò kó tó dí pé ó tán. Mo ti rí owó láti rà á mí láti fi ṣe níbi tí mò máa fi ṣe. Kí ẹ̀yẹn tó sọ pé òun fẹ́ tán kó má di pé ó máa tán kò ní sowó láti rà á mì tàbí ó máa wà jẹ́ ǹkan tí mò ń ṣe mó máa wá gére, ǹkan tó fa tí kó tó di pé ó máa tán, màá ti rà mì kan pẹ̀lú. Ìpara jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́ láti máa lò tí mo bá wẹ̀ tán, tí mo bá ṣànṣẹ lásán tí mo ṣàn án lásán gan. Ìgbà mí bẹ́ẹ̀ tí mò máa n lo ìpara láti tún fi jẹ́ kí ara mi kó jọ́lọ̀ kí sì sí, kó sì sí ògùn ara mi ló ń dán, kò sí èélá àbí kòkòrò lára mi torí lílò ìpara mi jẹ́ ǹkan tí, ǹkan gbòógì tí mi kí ń fi ń ṣeré. Ìpara dára púpọ̀, ó dára fún ọmọdé, ó dára fún àgbàlagbà, ó dára fún ọkùnrin, ó dára fún obìnrin ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀

Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́, ó jẹ́ ǹkan tíì, mo gbàgbọ́ tí mi ò ṣi sọ pé, tí màá ṣi sọ pé mi ò gbàgbọ́, torí ta bá ní ká wò láti ṣáájú wa. Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ jẹ́ ǹkan tí, à, a kọ́ látọ̀dọ̀ ọ̀wọ́ àwọn bàbá ńlá wa torí nígbà tí ìgbàgbọ́ dé sórílẹ̀ èdè Nàìjíríà láti pàṣẹ àwọn òyìnbó, àwọn aláwọ funfun, wọ́n gbé ìgbàgbọ́ dé láti wá fi kó wa lẹ́rú. Wọ́n gbé oríṣiríṣi ǹkan wá láti wá fi fi hàn ní orílẹ̀ èdè wa láti lè mọ̀ pé ìgbàgbọ́ ò yìí ó jẹ́ ǹkan tó dára tó sì jẹ́ ìpalára fún wa ní ayé òde òní. Ṣùgbọ́n ìgbàgbọ́ yìí náà ó tún jẹ́ ǹkan tí ó ti tún ayé ọ̀pọ̀lọpọ̀ ṣe. Ìgbà, ta bá ní ká wò, àwọn ìgbàgbọ́ yìí, ó ti tún ayé ọ̀pọ̀lọpọ̀ ṣe níbi tí, níbi tí a lè sọ wípé ìgbàgbọ́ yìí dára. Ó sì ti ba ayé ọ̀pọ̀lọpọ̀ jẹ́ níbi tí a sì máa sọ wípé ìgbà, ìgbà, ìgbàgbọ́ yìí ò dára. Ta bá ní ká wò àwọn tí ó gbé ìgbàgbọ́ wá, wọ́n fi lé àwọn bàbá ńlá wa lọ́wọ́. Wọ́n ṣì mú ìgbàgbọ́ àwọn bàbá ńlá wa, wọ́n fi, wọ́n fi tẹ́ ẹrẹ̀. Àwọn bàbá ńlá wa jẹ́, wa mú ìgbàgbọ́ tí wọn nínú àwọn òrìṣà wọn àti àwọn alálẹ̀ wọn, wọ́n mú, wọn dàá nù. Wọ́n á gba ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ tí àwọn lé, àwọn, à, ènìyàn funfun tá a mọ̀ sí àwọn ènìyàn Gẹ̀ẹ́sì olóyìnbó. Ìgbà tí wọ́n ṣì gba ìgbàgbọ́ yìí, wọ́n rí ipa àti agbára ìgbàgbọ́ yìí. Bo tìẹ jẹ́ pé àwọn elédè Gẹ̀ẹ́sì tó ń gbé ìgbàgbọ́ wá, wọ́n ní oríṣiríṣi ǹkan tí àwọn náà fẹ́ fi jà wá lólè. Bí tí a ṣì ń rí gbogbo ipa àti agbára àti ọgbọ́n àrékérekè tó fi gbé ìgbàgbọ́ wá sínú orílẹ̀ èdè wa lọ́jọ́ kìíní àná, tí gbogbo ipa tó ń dá lẹ̀ nípasẹ̀ kí gbogbo ǹkan àlùmọ́nì orílẹ̀ èdè wa láti kó lọ sí ìlú tiwọn láti lọ fi kọ́ ìlú tiwọn tí orílẹ̀ èdè tiwa sì ń, táa sì ń jìyà ohun tí a ní. Àwọn ìgbàgbọ́ yìí ó jẹ́ kí ọba kó dẹrú ní ọ̀nà mìíràn, ó ṣì jẹ́ kí ẹrú kó dọ̀ba ní ọ̀nà mìíràn torí ẹ la fi nílo ọgbọ́n, ìmo àtì oyè láti lè mọ èyí tó ń jẹ́ èwo ni nínú àwọn ìgbàgbọ́ yìí. Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́, àtọwọ́dọ́wọ́ pápa jùlọ, ta bá ní ká, ká wò, ta bá ní ká wò àwọn ìgbàgbọ́ bíi àwọn òrìṣà wa bíi Sàngó, nkankan. Àwọn ìgbàgbọ́ yìí, àwọn náà àtọwọ́dọ́wọ́ ni. Àwọn náà ń gbàgbọ́ nínú ǹkan yìí, wọ́n ṣì fi lẹ́ àwọn ọmọ wọn lọ́wọ́. Àwọn ọmọ wọn tó jẹ́ bàbá ńlá tiwa náà, àwọn náà ṣì fi lé àwa náà lọ́wọ́. A sì bí wọ́n léèrè, a ta wọ́n lẹ́nu pé, báwo lo ṣe rí. A tún wá ìmọ̀ kún ìmọ̀ láti lè gbé ìgbàgbọ́ yìí lárugẹ ni. Ṣùgbọ́n ní di èyí, èmi ò táko, èmi ò ní ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ o dáa. Bẹ́ẹ̀ ni mi ò sì ní ó dára. Ṣùgbọ́n a kọ́ wípé ká wádìí ohun gbogbo dájú. Ìgbàgbọ́ tí ò bá ti ní ìrọ́ n nu, tó ní ọ̀tọ̀, tó sì ní ẹ̀rí ọkàn, tó sì ní ìfẹ́, ìgbàgbọ́ tó dára ni. Gbogbo ìgbàgbọ́ náà ni àtọwọ́dọ́wọ́ torí ọwọ́ ẹni kan, ẹni kan ló máa kọ́kọ́ gbàgbọ́, ló máa sọ fún àwọn ìyókù pé nǹkan báyìí òun ń ṣe tí àwọn ìyókù sì máa fetísílẹ̀ láti gbàgbọ́ ohun tí ó ń ṣe. Ìgbàgbọ́ jẹ́ ǹkan tí aa lè mú, ta alè mú wá látọ̀run torí kò sí àṣà, kò sí ẹ̀sìn ní ọ̀run. Ṣùgbọ́n ìgbàgbọ́ kan wà pé Ọlọ́run ló ju gbogbo ayé lọ, ló sì dá ayé àti gbogbo ohun tó wà ní ẹ̀kún rẹ̀. Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ ti jẹ́ ǹkan tó ti kó àwọn èèyàn lẹ́rú tó ṣì ti mú àwọn ọ̀pọ̀lọpọ̀ ni eyàn gídi. Ṣùgbọ́n ohun, ohun tí ó ń ṣe ní búburú ò pọ̀ ju ohun tí ó ń ṣe ní rere lọ. Fún idí èyì, mo máa ní ìgbàgbọ́ ọwọ́dọ̀wọ́, àtọwọ́dọ́wọ́ ò fi bẹ́ẹ̀ dára púpọ̀ bí kò ṣe ìgbàgbọ́ tí a lè fojú rí tá a sì lè rí àwọn ẹ̀rí tó, tó jẹ́ mímọ́, tó jẹ́ níní o níbi bẹ́ẹ̀. Àwọn ìgbàgbọ́ yìí jẹ́ ìgbàgbọ́ tí a gbọdọ̀ fi owọ yepẹ̀rẹ́ mú. Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ jẹ́ ǹkan tí a gbọdọ̀ fún, a gbọdọ̀ ní àkiyési ṣi ká tó bẹ̀rẹ̀ sí ní gba gbọ́. Ó jẹ́ ǹkan tí ó ti mú ọ̀pọ̀lọpọ̀ ṣubú tó sì ti mú ọ̀pọ̀lọpọ̀ dìde. Ṣùgbọ́n èèyàn gbdọ̀ wá dì.

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi, ọ̀hun náà ni ìmọ̀ ẹ̀rọ, ìmọ̀ ẹ̀rọ ayárabíàṣá. Oríṣiríṣi ẹ̀kọ́ ló wà n bẹ̀ nípasẹ̀ lílo ayárabíàṣá. Àwọn ìmọ̀ yìí jẹ́ nǹkan tí a lè lò ní òkè òkun àti ní ibi gbogbo torí ẹ̀rọ ayárabíàṣá, ó jẹ́ ǹkan tí gbogbo àgbáyé tan fọwọ́ gba tan tewo gbà, tí wọ́n sì ń ṣe àmúlò rẹ̀ títí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, tí wọ́n sì máa ṣe àmúlò rẹ̀ títí di ayé ò fi ni sí i mọ́ torí ó jẹ́ kí iṣẹ́ kó rọrùn, ó jẹ́ kí iṣẹ́ kó ní ìtumọ̀, pàápàá jùlọ pelù bí wọ́n ṣe ń ṣe oríṣiríṣi ohun mèremère pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ ayárabíàṣá ní àsìkò tí a wà yìí. Àwọn ìmọ̀ bí á ṣe ń ṣe website, bá ṣe ń ṣe àtẹ̀jíṣẹ́ ranṣẹ́, bá ṣe ń polówó ọjà, bí a ṣe ń ṣe oríṣiríṣi ohun kan mìíràn tó pọ̀ yanturu ní orí ẹ̀rọ ayárabíàṣá. Àwọn tí mo fẹ́ gbìyànjú láti kọ́ iṣẹ́ yìí nìyẹn. Àwọn iṣẹ́ yìí si jẹ́ iṣẹ́ tí aa lè fọwọ́ rọ sẹ́yìn tó sì máa ń bu ìyi kùn eyàn láwùjọ, pàápàá jùlọ ẹni tí ó bá mọ̀ tó sì mọ̀ dáradára. Ó jẹ́ ǹkan tí ó wọ́n láti mọ̀ tí ó sì ní wàhálà tó pọ̀ nínú. Ṣùgbọ́n tí ènìyàn bá ti mọ̀ tán, ó máa di fẹ́rànjẹ́kọ́ tí ènìyàn máa máa fi ṣeré bí ìgbà tí èeyàn ò ṣe ǹkan kan ni. Àwọn iṣẹ́ yìí jẹ́ ǹkan tí tí èeyàn bá yọ láwùjọ, tó n mọ̀ pé iṣẹ́ bá yìí ni ènìyàn ń ṣe, wón máa bu ọlá wọ́n sì máa bo ìyikùn eeyàn torí wọ́n mọ̀ gbogbo adùn àti ìgbéga tó wà níbí iṣẹ́ yìí. Torí ẹ ni mo fi ń gbìyànjú láti kọ́ àwọn iṣẹ́ yìí ju bo ṣe yẹ lọ, lotọ̀, àti lọ sí ilé ìwé láti lọ kọ́ iṣẹ́ ní ìmọ̀ ẹ̀rọ ayárabíàṣá, àti lọ fún oríṣiríṣi ìdánilẹ́kọ̀ọ́ lọ́lọ́kanojọkan láti lè mọ̀. Ṣùgbọ́n kò sí òpin ìwé gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, a tún máa ma mọ̀ sí náà ni, a tún máa ma kọ́ iṣẹ́ sí náà ni. Bà bá ṣe ń kọ́ iṣẹ́ sí, bẹ́ẹ̀ ni owó ta máa gbà fún iṣẹ́ kọ̀ọ̀kan, bẹ́ẹ̀ ni ó sì máa ma gára sí, bẹ́ẹ̀ ni a sì máa gbe igbe ayé tó ní àlàáfíà pẹ̀lú owó ta bá ń gbà tàbí ohun tí a bá ń ṣe. Iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ ayárabíàṣá yìí jẹ́ ohun kan tí èèyàn fi lè rí owó ní kíákíá láì lu ènì kankan ní jìbìtì lái si ṣe ohun kan tí kò dára lórí ẹ̀rọ ayélujára. Bí a ṣe ń fi ẹ̀rọ ayélujára láti lè pa owó, láti lè ta ọjà, láti lè ṣe ohun kohun kan mìíràn, láti lè kọ́ ni ní ẹ̀kọ́, láti lè bá ènìyàn sọ̀rọ̀, láti lè fi wá owó, láti lè fi ta business report mọ ènìyàn. Bẹ́ẹ̀ ni mo fẹ́ tùn lọ́ mọ̀ nípa rẹ̀. Àwọn iṣẹ́ yìí jẹ́ iṣẹ́ kan tí owó ó dára gan tí a lè fi fi hàn ní gbogbo ibikíbi tí gbogbo ibi táa bá ti fi hàn, táa bá sì dé, táa ń bíwa lẹ̀ere pé iṣẹ́ wo la ṣe. Tani àwọn iṣẹ́ bá yìí la ń ṣe lórí ẹ̀rọ ayárabíàṣá, lórí ẹ̀rọ ayélujára. Ta mọ ìwúlò ẹ̀rọ ayárabíàṣá, ó máa jẹ́ kí àwọn ènìyàn kan nífẹ̀ẹ́ wa, kí wọ́n sì fọkànbalẹ̀ pé ai kì n ṣe jàndùkú ènìyàn, ai kì n ṣe aláfọ̀worẹ́ ènìyàn. Ṣùgbọ́n ní òde òní yìí, ní ayé òde òní, àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn epo láárín àlìkámà, wọ́n ti jẹ́ kí iṣẹ́ yẹn ó jẹ́ iṣẹ́ tí àwọn ènìyàn ń sá fún nípasẹ̀ fífi ìmọ̀ ayárabíàṣá láti wà láti lè lu àwọn ènìyàn ní jìbìtì tí kò bo jù mú rárá àti rárá. Ṣùgbọ́n nípasẹ̀ àwọn ènìyàn rere àti iṣẹ́ àwọn ọmọlú rẹ̀rẹ́ àti àwọn ọlọ́pàá àtàwọn agbofinró, ó ti jẹ́ kí gbogbo irú ìwà ibàjẹ́ bẹ́ẹ̀ kó máa wọwọ́ bọ́lẹ̀, kó máa ríwọ́ bọ́lẹ̀ kó sì máa lòdo lọ́o mu mi. Iṣẹ́ yìí jẹ́ iṣẹ́ kan pàtàkì tí gbogbo e sì máa rọ gbogbo àwọn ènìyàn, pàápàá jùlọ ọmọ ilé ìwé láti lè mọ bí wọ́n ṣe ń lo ẹ̀rọ ayélujára tí a mọ̀ sí kọ̀m̀pútà, àwọn oríṣiríṣi iṣẹ́ àti ohun èlò àti ohun ọ̀nà tí èeyàn lè gbà láti fi rí ohun tórọkọbọ̀ múlo ile tí èeyàn lè gbà láti lè rí ìjà ìgbájẹ́, àjítájé ṣe, ohun tó wà lórí ẹ̀ eyìí fún ẹni tí ó bá mọ owó lérè.

Ah, ìgbà tí mo kẹ́yìn lọ rí dókítà ni ìgbà tí mo máa ń rí oríṣiríṣi nǹkan nípasẹ̀ ti ojú. Mo lọ sí hospital ní ọjọ́ kíní, oṣù kẹfà, ọdún tó lọ, ọdún 2025. Mo lọ ri dókítà nípa, ẹ, nípa ọ̀rọ̀ ojú. Wọ́n ṣi, wọ́n sì yẹ mi wò gẹ́gẹ́ bí iṣẹ́ wọn. Nigbati won si ye wo tan, won ri pe ko si ohun kan nbe, won si fun mi ni ogun ti ma maa lo si oju naa. Ìgbà tí mò ṣì lò tán, wọ́n ní pé kí n padà wá láti wá gba dígí. Wọ́n ní pé kí n padà wá láti wá gba dígí. Igba ti o si di bi osu keta sigba yen, osu meta sigba yen mo tun pada lo lati lo gba digi ti ma maa lo àti ìgbà yẹn, ó ti pẹ́ tí mo ti rí dókítà. Mi kì í sábà, mi kì í sábà rí dókítà tí o bà se pé nǹkan bá dé. Ọlọ́run máa jẹ́ kí nǹkan burúkú ṣẹlẹ̀ sí gbogbo wa. Ẹ̀, dókítà, hospital jẹ́ nǹkan tí ọ̀pọ̀ ènìyàn máa ń sá fún, tí kò ṣe emí nìkan. Nitori opolopo akosemose dokita ni won ti wa nisin tí ọ̀pọ̀lọpọ̀ o tiẹ mọ ohun tí wọ́n ń ṣe. Tí ọ̀pọ̀lọpọ̀ si ti pa èèyàn lóríṣiríṣi nípasẹ̀ àìkójù òṣùnwọ̀n tó. Torí ẹni ọ̀pọ̀lọpọ̀ ko kí n lọ sí, láti lọ rí dókítà. Paapa jùlọ ó ti lé tí a ti rí ra wá. Orílẹ̀-èdè yìí jẹ́ orílẹ̀-èdè kan tí ó fàyè gbà láti máa rí dókítà ní gbogbo ìgbà. Ṣé nípa tò ètò ìṣúná làá fẹ́ sọ ni? Àbí ọrọ̀ èrò ajé, ọrọ̀ ajé, ọrọ̀ ajé tí kò, tí kò lọ géré. Àwọn ìjọba wa sì ní wọ́n ò fi ààyè sílẹ̀ fún aráàlú láti lọ máa rí dókítà ní gbogbo ìgbà. Níbi tí wọ́n bá ní ìpèníjà kan tàbí àbó mìíràn, torí gbogbo ẹ̀ ni ó ti dowó, tó ṣì gára fún àwọn ènìyàn láti, láti ṣe. Torí, nítorí náà, nípa bẹ́ẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ ǹṣe ni wọ́n ń sá fún àti máa lọ lọ rí dókítà. Torí ẹni tí orí bá ń fọ́ níìsín, tó bá yẹ kó mú ewé àti egbò ní ẹ̀kùlé ilé rẹ̀, tó yẹ kó lòọ tàbí tó níbà, tó yẹ kó mú ewé àti egbò kó paápọ̀ kó lòó tí ó sì lọ. Tó bá lọ sí dókítà, dókítà lè sọ nǹkan mi tí ó tún mọ̀ já láyà tàbí tí ó tún mọ̀ báá lẹ́rù. Wọ́n sì lè ní kó mú owó kan wá tí ẹlòmíràn ó ṣì lágbára owó ta ni kó mú wá. Ǹǹkan tó fà á tí ọ̀pọ̀lọpọ̀ mìíràn tí wọn kì í fi lọ rí dókítà nìyẹn. Kì í ṣe pé dókítà jẹ́ nǹkan burúkú àbí ènìyàn ń ṣà ní dókítà. Sugbọn akọ, ó kọ́ṣẹ́ mọ́ṣẹ́ láti lè mọ̀ láti lè jẹ́ dókítà ni. Sugbọn ǹkan tó bá rú wa lójú gẹ́gẹ́ bí ẹ̀dá ènìyàn tí a sì mọ̀ ńparẹ̀ Tọ́ yí, tó bá yẹ pé orí ọ̀fẹ́ rẹ wà tí ètò ìṣúná àti ọrọ̀ ajé ìlú wa ọ̀mọ rẹ́wa jẹ. Ó yẹ kí èèyàn mọ rí dókítà ní oṣù mẹ́ta mẹ́ta láti lè mọ ibi tí ara rẹ kù sí, láti lè mọ bó ṣe máa gbé bí ayé, ohun tó yẹ kó máa jẹ, ohun tó yẹ kó máa mu, tí ó fi ní jẹ ǹkan tó máa ṣàkóbá sí àgọ́ ara rẹ̀. Ó ti pẹ́ díẹ̀ tí mo ti rí dókítà tí ń bá ní kí n wòó. Ó ti pẹ́ gan-an àti ọjọ́ tí wọ́n ti bí mi. Àwa ẹ̀ kí n sick ni ilé tí mo ti jáde wá. A è kí n sick a è kí n lọ sí ewé àti egbò ni wọ́n fi tọ́ wa dàgbà. A è kí n, a è kí n ní ìpèníjà kankan. Sugbọn ìgbà tí ọ̀làjú dé tí mò ń rí pé mi ò lè ṣe ewé àti egbò, mo ní pé kí n tọ dókítà lọ. Tí mo sì rí dókítà náà ní ọjọ́ kìní àná. Ó ti ẹ̀ tún jẹ́ dókítà obìnrin. Díẹ̀ náà tẹ bàtà kokokà bí ìgbà tí ènìyàn ló ń ka ìwé. Ǹìgbà tí ó fèsì, ó sá dà mí lóhùn, tí mo sì fẹ́ràn bí ó ṣe dà mí lóhùn. Ó tún fún mi ní nọ́mbà rẹ̀ gan pẹ̀lú láti lè pè nígbà tí mo bá tún rí ìpèníjà mi. Sugbọn Ọlọ́run ò jẹ́ ká rí ìpèníjà mi. Aṣà jọ́ọ̀ rē, à ń bẹ̀rẹ̀ sí ní bá ara wa ṣé gẹ́gẹ́ bí ọkùnrin sóbìnrin. Mo ti rí dókítà náà. Ó ti pẹ́ díẹ̀ láti bí ọdún tó lọ ni mo ti rí dókítà gbẹ̀yìn tí mo ṣì, tí mo ṣì.

Nǹkan tí mo máa ń ṣe kí n tó lọ sùn ni pé, tó bá di aṣálẹ́ tí ọjọ́ bá ti lọ, tó yẹ kí ènìyàn lọ sùn, bí àkókò aago mẹ́jọ sí aago mẹ́sàn. Lẹ́yìn gbá tí mo bá ti ka ìwé díẹ̀, tí mo ṣi wò àwọn nǹkan tó ń lọ lórí ẹ̀rọ ayélujára, mo máa lọ wẹ̀, tí mo bá ti sanra, tí mo lọ wẹ̀ tí mo sanra tán, mo máa nùra, mo sì máa mú aṣọ tí mo máa fi sùn, ó lè jẹ́ ṣòkòtò lásán ni máa wọ̀ láti fi sùn. Lẹ́yìn náà, mo máa ka bíbélì, tí mo bá ka bíbélì tó tẹ́mi lọ́rùn, mo máa ṣi kúnlẹ̀ láti gbàdúrà, tí màá ṣe ṣẹ ọ̀pọ̀lọpọ̀ haleluya, kí n tó fi ọjọ́ yẹn lé Ọlọ́run lọ́wọ́, àti ọjọ́ kejì tí mo bá ji náà lé Ọlọ́run elédùmarè lọ́wọ́. Àwọn nǹkan tí mo máa ń ṣe ni, ìgbà mìíràn tí mo bá ṣe gbogbo ẹyì tán, mo máa bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ lórí ẹ̀rọ ayélujára, pàápàá jùlọ tí mo bá ní iṣẹ́ tó pọ̀ láti ṣe, tí mi ò ṣe ní ojú mọ́mọ́, mo máa bẹ̀rẹ̀ sí ní ṣe. Tàbí tó bá jẹ́ àsìkò tí àwọn ọmọ ilé ìwé ṣẹ̀ ṣe ìdánwò tán, tó yẹ kí n bẹ̀rẹ̀ sí ní máàkí Awọn ìwé ti won fí ṣe ìdánwò, mo máa bẹ̀rẹ̀ sí ní ṣe èyán títí di àárọ̀ ọjọ́ kejì láti lè bá lọ sọ̀mítie lárọ̀ ọjọ́ kejì. Ohun tí mo máa ń ṣe ní ìgbà mìíràn, iṣẹ́ pọ̀ tí mo máa ń ṣe láàárín òru ní aṣálẹ́ tí mo bá fẹ́ lọ sùn. Sugbọn nǹkan tó jẹ́ kan gbóògì tí mo máa ń ṣe, òní pé kí n gbàdúrà kí n tó sùn. Gbogbo yẹn, mo máa ń ṣe ní olokanojokan kí n tó lọ sùn. Mo máa ń ṣe yẹn lọ́lọ́kanọjọ́kan kí n tó lọ sùn. Àti tún fi, kíkà bíbélì, kíkà ọ̀rọ̀ Ọlọ́run, semọ̀ pé Ọlọ́run jẹ́ nǹkan tí, Ọlọ́run jẹ́ ohun tí a gbọdọ̀ sọ pé a mọ̀, nítorí Ọlọ́run ló dá wa, Ọlọ́run ló dá gbogbo wa. Ọlọ́run ni, bàbá àti ìyá gbogbo ẹ̀dá nínú ayé. Nítorí ẹ́ ni, èèyàn gbọdọ̀ fi ọlá àti ìyìn fún Ọlọ́run tó dá ayé ati ọ̀run àti gbogbo ohun tó wà. Ti èèyàn gbọdọ̀ gbé òṣùbá fún, gbogbo ohun tí ó ń ṣe nínú ayé eniyan àti gbogbo ohun tó ti ṣe ṣáájú àti gbogbo ohun tó filérí láti tun ṣe. Ẹ̀yàn gbọdọ̀ gbé, ayé, èèyàn gbọdọ̀ gbé òṣùbá fún. Lẹ́yìn rẹ náà, mo máa tẹ́ bẹ́ẹ̀dì mi láti sùn. Tí mo bá ti tẹ́ bẹ́ẹ̀dì mi láti sùn, mo máa nu kín fi ara lélẹ̀ tàbí kí n tún bẹ̀rẹ̀ sí máa ṣe ǹkan mi. Pàápàá jùlọ boya ti mo bá ní ẹ̀kọ́ láti kọ́ àwọn ọmọ ilé ìwé, ní àárọ̀ ọjọ́ kejì. Mo máa bẹ̀rẹ̀ sí ní ka ìwé èyí tí mo fẹ́, àwọn iṣẹ́ tí mo fẹ́ kọ́ àwọn ènìyàn, màá bẹ̀rẹ̀ sí ní ka. Tí mo bá ti ka tán, màá gbáradì fún ọjọ́ kejì láti lè mọ ohun tí mo fẹ́ ẹ kọ wọn. Lẹ́yìn rẹ, mo máa bẹ̀rẹ̀ sí ní, tí mo bá ti ṣe gbogbo ìlẹ̀yì tán, boya bí ọjọ́ ti ń lọ, tí ọ̀run ti ń kùn mí, màá sì tún gbàdúrà, màá fọ̀rọ̀ mí lé Ọlọ́run lọ́wọ́, màá sì pe orúkọ Ọlọ́run bí i ṣe ń jẹ́. Lẹ́yìn náà, màá tẹ́ bẹ́ẹ̀dì, màá gbọn bẹ́ẹ̀dì mi nù, màá sì ṣe dáadáa, màá sì fi pílò mi sígbẹ̀rí mi, màá sì sùn. Nígbà tí mo bá ń sùn, boya wọn munedé, mo máa tan fáànù mi láti rí pé kí atẹ́gùn kó lè bá mọ́ fẹ́ sí mi. Mo sì máa ń tọ̀nọ́ láti sùn. Sugbọn tí mo bá ti fẹ́ sùn lọ, mo máa pa iná torí mi kì í sábà fi iná sùn. Torí ẹni tó bá ń ṣe ǹkan burúkú, tó ń bínú nǹkan láyà re n máa já tó bá, tó bá ń sùn. Èmi ní bá gbọ́ pé kò sí ohun tó lè mú mi, tí mo bá tọ̀nọ́ àbí tí ń tọ̀nọ́, mo máa sùn láyọ̀ àtàlàáfíà. Bí mo ṣe máa ń sùn tí ọjọ́ bá ti lọ tó bá di aṣálẹ́ ènìyàn.

Àwọn nǹkan tó wà nínú àpò ọwọ́ mi, nǹkan tó wà nínú àpò ọwọ́ mi bíi owó àti fóònù mi àti àwọn documents kọ̀ọ̀kan bí i àwọn ID card. Nǹkan tó wà nínú àpọ̀mọ́wọ́ mi nìyẹn, àpamọ́wọ́. Àń, kí i ṣe gbogbo ènìyàn náà ló ní ìfẹ́ sí láti máa lo àpamọ́wọ́. Àwọn èèyàn fẹ́ràn kí wọ́n máa fi owó wọn sínú àpò àti fóònù wọn, kan wọ́n lọ́wọ́ tàbí kan wọ́n sínú àpò. Ṣùgbọ́n èmi kàn ní ìfẹ́ sí láti fi fóònù mi àti àwọn nǹkan mìíràn sínú àpamọ́wọ́ mi torí nǹkan tí mo rí rà náà nìyẹn. Ó jẹ́ nǹkan tí ó dára láti máa ṣe, ya to si pé ó máa jẹ́ kí ó safe. Kò n ṣe pé bóyá àwọn nǹkan ló máa le gbá lọ́wọ́ èèyàn tàbí tìgbé. Gẹ́gẹ́ bí àwọn obìnrin tó máa ń gbé báàgì káàkiri náà ni, àwọn obìnrin tó máa ń gbé báàgì kiri bó ṣe jẹ́ nìyẹn. Àwọn obìnrin tó máa ń gbé báàgì kiri bíi ọ̀rọ̀ àpamọ́wọ́ ṣe jẹ́ nìyẹn. Àwọn obìnrin yìí sì ni wọ́n máa ń kó oríṣìíríṣìí nǹkan sínú báàgì tiwọn ni. Gẹ́gẹ́ bí ọkùnrin náà, ọkùnrin náà ní nǹkan tó dàbí báàgì bíi àpamọ́wọ́ tí àwọn ẹlẹ́yìnbo ń pè ní wallet tàbí small bag tí ọkùnrin náà lè gbé láti kó àwọn nǹkan sí. Gẹ́gẹ́ bí, bí i ìwé, bí i, bí i biro, bí i, bí i owó, bí i, bí i, àń, fóònù tàbí àwọn ID card kọ̀ọ̀kan kí wọ́n mo bá sọ́nu. Àpamọ́wọ́ jẹ́ nǹkan tí ó máa ń bu iyì kún yàn ní àwùjọ, yàtọ̀si pé ká kà bẹ́ẹ̀ tí èèyàn bá fẹ́ máa, tí èèyàn bá fẹ́ máa kó àwọn fóònù àti nǹkan kan sórí sínú àpò. Tí èèyàn bá fi sínú àpamọ́wọ́, ó máa jẹ́ kí ó dàbí kó look mature nínú, ní ààra èèyàn. Kò lẹ je kó dàbí ẹni pé àbí ọmọ kékeré ni èèyàn àbí èèyàn ò mọ̀ tí ó ń ṣe. Àpamọ́wọ́ jẹ́ nǹkan tí ó dára. Nítorí ẹ ni mo fi rà tí mo sì fin lò láti dàda wá. Mo rí nínú wọn, mo mo awọ̀n onà ti àwọn òyinbo tó ń mú àpamọ́wọ́ lọ́wọ́ ọkọ̀ ojú ọkọ̀ tí wọ́n sì ń fi àwọn nǹkan wọn sí. Èmi náà sì ní ìfẹ́ sí láti máa fi àwọn nǹkan mi sí, torí ẹ ló jẹ́ kí n lọ ṣàwárí ẹ̀. Ó sì ná mi lówó díẹ̀ ṣùgbọ́n nípasẹ̀ àjò àti àwọn nǹkan mi, mo wọ́n nílò láti ra àpamọ́wọ́ tí emi náà láti máa lò. Àń, iná mi dùn tí mo bá máa rí àpamọ́wọ́ tó, tó tún dára jù èyí tí mo ti ní lọ torí mo ní ìfẹ́ lá tí máa, láti máa ṣe ìmúlò àpamọ́wọ́ torí mo máa ń fi fóònù mi síbẹ̀ àti, àti àwọn, àwọn ID card mi àti àwọn jotter àti gègé tí mo bá dé ibì kan, mo máa nílò láti lè yọ tàkádá àti gègé mi jáde láti lè kọ ohun tí mo bá rí àbí ohun tí mo bá gbọ́ àbí ohun tó wúlò fún mi láti mọ̀ àti láti kọ́ ọ́ lẹ̀. Mo máa nílò láti kọ́ ọ́ tó. Tí mi ò bá ní àpamọ́wọ́ tí ò bá ṣe àpamọ́wọ́ lọ́wọ́ mi tí mo kó gbogbo ẹ́ ṣi òkú sínú àpò mi dìgbọ̀ndìgbọ̀n àti ìrìn máa léwu àti ìrònú mi lè rìn káàkiri ló ní ẹ̀rìn dáradára. Mo máa máa rìn bí ẹni tí nǹkan mú torí gbogbo àpò mi ló máa ti wú fún fóònù, fún dọ́kúmẹ̀ǹtì, fún, àń, biro àti tàkádá, fún gègé àti tàkádá tí kò ṣi ìbuyì kún yàn tí ó sì bu ewa kún yàn. Ṣùgbọ́n tí èèyàn bá ní àpamọ́wọ́, èèyàn máa lè fi fóònù èèyàn síbẹ̀ àti àwọn ohun kan mìíràn tí èèyàn nílò tí ó ní ṣi pé, tí ó ní sí wàhálà tí èèyàn ka máa gbé lọ́wọ́ tàbí kí èèyàn fi kó ọrùn, tí èèyàn fi kó apá tí èèyàn bá ti ń lọ sí ibì kan. Àwọn àpamọ́wọ́ pé oríṣìíríṣìí, ìmi wà tó tóbi, ìmi wà tí èèyàn lè fi sí àpò ṣùgbọ́n ó máa ti ní gbogbo àwọn nǹkan náà níbẹ̀. Àyè wà tí èèyàn lè fi ID card èèyàn sí àti àyè wà tí èèyàn lè fi kó owó sí. Àwọn tá ń pa àpamọ́wọ́ kékeré yìí là ń pè ní wallet. Àwọn èèyàn wọn ò lè gba fóònù ṣùgbọ́n wọ́n lè gba owó àtàwọn ID card kọ̀ọ̀kan àtàwọn bí i kọ́kọ́ọ̀bà àti nǹkan kan. Tí èèyàn ṣe bá pa pọ̀ lójú kan náà, èèyàn ó máa ń gba bí i sàpò. Àń, ó yẹ kí gbogbo ọkùnrin náà máa ní àpamọ́wọ́ pápà ju lọ bí i wallet torí tí nǹkan mi bá ṣẹlẹ̀ tí ID card èèyàn bá wà níbẹ̀, èèyàn o sá lè mọ̀ fi ID card ṣi àpò ní gbogbo ìgbà. Àpamọ́wọ́ dàra gan.

Mo ti rìnrìn àjò, mo ti, mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn dáadáa. Mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn dáadáa tí kì í ṣe mẹni, kì í ṣe méjì, kì í ṣe mẹ́ta gan pẹ̀lú. Mo ti rìnrìn àjò lọ sí oríṣiríṣi ìlú ní orílẹ̀-èdè tí mo wà yìí, Nàìjíríà. Mo ti rìnrìn àjò lọ sí, ah, òkè Ọya àti àwọn ibomìíràn ní ọwọ́ sàlẹ̀ ilẹ̀ Yorùbá, ilẹ̀ káàro ojiire nbíbàyìí náà. Ah, pàápàá jùlọ mo ti rìnrìn àjò lọ sí Federal Capital Territory, ìyẹn tá a mọ̀ sí Abuja. Mo ti sún mo ibẹ̀ ni mo ti ṣe, ah, mo ti ka ìwé mẹ́fà tí àwọn ẹlẹ́yìnbo mọ̀ pé sí Primary Six. Ibẹ̀ náà mo sì tún ti bẹ̀rẹ̀ ìwé mẹ́-- mo ti tún ti bẹ̀rẹ̀ ìwé mẹ́wàá ṣùgbọ́n wọ́n mi kò párí ńbẹ́ẹ̀ pé kí n mó padà sí ìlú mi tí jẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìlú Ògbómọ̀ṣọ́. Ah, mo ti travel dáadáa. Mo ti travel lọ sí Bauchi, lọ sí Kano, lọ sí Kaduna, lọ sí Nasarawa, mo ti lọ sí Niger, mo ti lọ sí, ah, àwọn ìlú bí i Ondo, mo ti lọ sí Ọ̀ṣun, mo ti lọ sí Èkìtì, mo ti lọ sí Ìlọrin, mo ti lọ sí ìlú Ìbàdàn, mo sì ti lọ sí Èkó. Èkó ni mo wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn ìlú tó wà ní apá, apá ọ̀dọ̀ wá n'bíbáyìí tó jẹ́ ìlú káàró ojíire won o jú bí i mẹ́fà sí méje náà lọ. A sọ, tá bá n sọ̀rọ̀ ń pa wa a sọ bí i Ìbàdàn, Ọ̀yọ́, ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Ìlọrin, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Àkúrẹ́, ìpínlẹ̀ Ondo, ah, ìpínlẹ̀ Èkìtì, ìpínlẹ̀, mm, Ogun àti ìpínlẹ̀ Èkó. Àwọn méje náà ni káàni wọ́n sì jẹ́ ilẹ̀ káàro ojíire tí wọn ju méjì yen náà, méjì yen náà lọ. Ìlè káàró ojíire jẹ́ ìlè kan tí àwọn ènìyàn wà tí wọ́n sì ń sọ Yorùbá tí mo se ń sọ yìí. Wọn ń sọ Yorùbá. Onírúurú Yorùbá, èdè Yorùbá là á ní ṣùgbọ́n èyí tí mò ń sọ jẹ́ ti Ọ̀yọ́, ìpínlẹ̀, ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sì máa ń lò láti fi túmọ̀ àwọn-- Ó náání ọ̀mọ̀wẹ́ Samuel Ajayi Crowther lò láti fi túmọ̀, láti fi túmọ̀ èdè Yorù-- èdè Gẹ̀ẹ́sì sí Yorùbá nípasẹ̀ bíbélì mímọ̀. Èdè yìí jẹ́ nǹkan tí gbogbo ayé fọwọ́ sí. Ní ilẹ̀ Brazil, àwọn Yorùbá tó wà ní ilẹ̀ Brazil wọ́n mọ̀ n'pa èdè tí mò ń sọ yìí. Ní ilẹ̀ Benin wọ́n sì mọ̀ ọ́n pa Yorùbá dáradára torí Yorùbá náà ló ṣẹ lọ sí ilẹ̀ Benin. Mo sì ti dé àwọn ìlú kọ̀ọ̀kan, ìlú kéréjẹ́ kéréjẹ, loríṣìíríṣìí. Mo ti dé bẹ́ẹ̀ dáadáa ní ibi báyìí. Mo sì ti lọ sí Nasarawa, mo ti lọ sí Nasarawa. Ọjọ́ tí mo máa dé ìlú Nasarawa ni òkè Ọya lọun, eh-- ìjọ́, ìjọ́ yẹn jẹ́ ìjọ́, ìjọ́ Saturday gẹ́gẹ́ bí i ọwọ́ ago mọ́kànlá sí méjìlá òru ni mo dé ibẹ̀. Ibi tí mi ò dè rí, mo ṣáá n wọ ye ye ye kó tó dípé mo wà se pe eni tí mo wa lo lọ wá ṣẹní pe kí n gun ọ̀kadà. Bí ọ̀kadà yẹn gbé mi lọ sí ibi tóuń gbé kó gbé mi wá sí ibi tí ó ń gbé. Lorí ọ̀kadà mo ṣáá n f'ọkankan gbá àdúrà kí ó tó dípé mo máa dé ibẹ̀. Ìgbà tó dáarọ̀ mo rin káàkàkiri láti lè mọ ibẹ̀ dáadáa ṣùgbọ́n mi ò pé níbẹ̀ torí kì í ṣe ìlú mi. Ilẹ̀ Yorùbá ni ìlú tèmi. Ah, òkè Ọya dára púpọ̀ náà. Òkè Ọya dára púpọ̀. Ó dára púpọ̀, òkè Ọya dára. Àárẹ, mo ti lọ bí i-- mo ti rí, ah, ibi tí mò ń lọ jẹ́ ní ẹni jọ mẹ́ta yìí mo lọ sí ìlú Kogi. Ìlú Kogi jẹ́ ara ìpínlẹ̀ òkè Ọya náà ni. Ṣùgbọ́n wọ́n ní oríṣìíríṣìí nǹkan bíi ẹja. Wọn ní oríṣìíríṣìí nǹkan bíi, bíi ẹja, bíi àwọn nǹkan èlò ińú ilé, bíi àwọn nǹkan, nǹkan ìsèbẹ̀ wọ́n ní ló oríṣìíríṣìí ní ìlú Kogi. Mo sì ti dé ibẹ̀. Àwọn tó sì wà níbẹ̀ wọ́n jẹ́ eǹikan tí ó dára tí wọ́n sì ń tẹ́wọ́gbà yàn. Mo sì lọ sí oríṣìíríṣìí ìlú ní orílẹ̀-èdè mí yìí tí ń bá ka lẹ́ní méjì. Ó sì máa ti tó ìlú méjìlá tí mo ti lọ mío gbede èdè ìlú mi.